Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ? Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni tẹ́ pé tí a bá jáde. Nígbà mi, ó lè jẹ́ emi ni màá ná owó. Ìgbà mi dè ree o lè jẹ́ emi ni màá mú owó tí màá pín fólukàlùkù ní dọ́gba dọ́gba. Ìgbà mi ó lè jẹ́ pé ẹni tó bá dàgbà jù láàrin wa ni òun máa gbà owó jù. Ẹni tó bá kéré kò ṣe pé owó ẹ̀ máa kéré o, àmọ́ owó ẹ̀ náà máa jọjú díẹ̀. Ìgbà mi dẹ rèé ò le jẹ́ pé ibi kíbí tí a bá lọ, tó bá jẹ́ pé wọ́n pín ǹkan, tẹ́ pé owó wa kan wà, ó lè pín fún gbogbo wa dọ́gba dọ́gba. Ìgbà mi dẹ̀ rẹ̀ẹ́ bí ó bá ṣe wù mí ni mo ṣè lè pín. Màá lè fẹ́ lómi ní owó, mo lè máa fún ẹlòmíì lówó. Bo bá ṣe wù mí ni mo ṣè lè ṣe. Ìgbà mi dẹ̀ ree ó lè jẹ́ pé ẹni tó bá wù mí nínú wọn ni màá fún lówó nìkan. Èmi gan lè máa gba owó nígbà mi kí ó jẹ́ pé ẹni tó dàgbà láàrin wa ni màá fún lówó.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Èmi ò ní kọ̀ǹpútà kankan, ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ kọ̀ǹpútà tó ní agbára gan tó wà ní ilé iṣẹ́. Àwọn kọ̀ǹpútà wọ̀nyí kì í ṣe laptop tàbí desktop lásán. Bẹ́ẹ̀ ni, wọ́n jẹ́ kọ̀ǹpútà ka ní alágbára tí ó da sílẹ̀ fún ìsọ̀rí púpọ̀ àti iṣẹ́ tó níran. Wọ́n ní ìrántí púpọ̀, ìyẹn làwọn èèbú ń pè ní memory. Wọ́n ní ìrántí púpọ̀ gan. Wọ́n tún ní CPU tó lágbára jù ti kọ̀ǹpútà ẹni kọ̀ọ̀kan ń lò. Àwọn mìíràn tún ń lo, ẹ́, GPU láti jẹ́ kí ìsọ̀rí yára sí i. Kọ̀ǹpútà wọ̀nyí ṣiṣẹ́ lọ́jọ́ àti lálẹ́ láìsimi. Wọ́n ń súnmọ́ ara wọn nípasẹ̀ nẹ́tíwọ́kì tó ní agbára. Èyí ló jẹ́ kí n lè sọ pé àwọn kọ̀ǹpútà wọ̀nyí wọ́n ní agbára nítorí pé kí ni, ọ̀pọ̀lọpọ̀ ìbeerẹ̀ ló máa ń dáhùn. Kò de sí ǹkan tí èèyàn wá lára kọ̀ǹpútà yìí tí èèyàn kì í bá ń bẹ̀. Gbogbo ohun tí kọ̀ǹpútà yìí máa ń ṣe ló ń ṣẹlẹ̀ nínú ayélujára. Níṣọ́ kí, kọ̀ǹpútà yìí jẹ́ kọ̀ǹpútà alágbára tó púpọ̀ gan.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣepọ̀? Rárá o, èmi ò kí ń ṣe ìwádìí ẹni kankan gẹ́gẹ́ bí èèyàn tí mo jẹ́. Èmi ò ń tọ pinpin pé, ìru èèyàn báyìí ni mo fẹ́ mọ̀. Èmi ò mọ orúkọ ẹni tí mò ń bá sọ̀rọ̀. Kódà ìgbà mi, mi ò mọ ibi tó ti wá tàbí ilé tó ti ń bọ̀. Lọ́pọ̀ ìgbà mi, mi ò mọ ìlú tó ti ṣẹ́ wá. Kódà tí emi ati eni náà ta bá ń sọ̀rọ̀, ọ̀rọ̀ ta bá sọ lójú ẹsẹ̀, ìyẹn náà ni mò mọ̀ mọ́. Mi ò mọ̀ ju bẹ́ẹ̀ lọ. Ni kété ti ọ̀rọ̀ bá dé tí parí, mo ti gbàgbé, mi ò rán tí i, mi ò rán tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ títí. Torí pé kí ni? Ǹkan tó wà lórí tèmi ju gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn lọ. Èmi je eeyan kan to jẹ́ pé mi ò ń wá eeyan lọlé. Ki n bá tiẹ́ le lọ mọ̀ pé ibi báyìí deni èni iyí ti wá, rárá mi ò ṣe ǹkan bẹ́ẹ̀. Bóyá ǹkan tí mo lè mọ̀ nípa èèyàn ni, bóyá ìwé tó jẹ́ pé orúkọ, nọ́mbà, àdírẹ́ẹ̀sì ilé rẹ̀ gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn nípa ènì yen, bóyá ǹkan tí mo lè mọ̀ n paẹ́, ara ìwé yẹn ló wà. But pé kí n bá yàn kí èmi àti ẹ̀ jọ̀ dúró ká jọ máa sọ̀rọ̀. Èmi ò lè ṣe iyẹn. Kódà mi ò ń tọpinpin pé mo gbọ́dọ̀ tẹ̀lé ẹ dé ilé e kí n ba lè mọ ibi tó ti wá. Èmi ò ṣe irú eeyan bẹ́ẹ̀ yẹn. Torí pé kí ni? Èmi ò mọ irú èèyàn tó jẹ́. Bẹ́ẹ̀ dẹ̀re ǹkan tí èèyàn bá fẹ́ rí, lẹlò míì fi hàn èèyàn. Bí mo ṣe wà yìí, mo pọ́nra mi lé. Ẹni tó jẹ́ pé kó fẹ́ bá mi sọ̀rọ̀, tí ó fẹ́ súnmọ́ mi, èmi náà o ni súnmọ́. Mo ti fààyè lẹ̀ pé ìru èèyàn báyìí lòun jẹ́. Mo dẹ̀ tí ti fààyè lẹ̀ pé ìru èèyàn báyìí lèmi náà jẹ́. Èmi ò ń tọpinpin, ǹkan tó bá dé pé mi sí, mo máa dá sí i. Ǹkan tí wọ́n pè mí sí, mi ò lè dá sí i. Mo jẹ́ eeyan kan to jẹ pe mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́, pá pa jùlọ àwọn èèyàn tó wà níbi iṣẹ́ mi. Ó dára ká jọ máa bá ara wa sọ̀rọ̀. Ká jọ máa ran ara wa lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tó bá nílò ìrànlọ́wọ́ tàbí ìmọ̀ràn látọ̀dọ̀ mi, mo lè fún un. Tí emí náà bá wo láti fi ọ̀rọ̀ lọ́, mo lè fọ̀rọ̀ lọ́. Àmọ́ pé èmi àti ẹni náà ṣe wọ́dẹ́wọ́dẹ́, wọléwọ̀dẹ́ tó fi dé bíi pé a máa máa bèrè ara wa ọlọ́wọ́ ara wa. Ìlú wo lo ti ń bọ̀? Kí lẹ máa ń jẹ ní ìlú yín? Aṣọ wo lè máa ń wọ̀ ní ìlú yín? Èmi ò ṣe irú ǹkan bẹ́ẹ̀ yẹn. Èmi náà dẹ̀ tu fẹ́ kí èèyàn tún máa tọ pinpin mi, pé eeyan maa máa ṣe ìwádìí mi, pá pa jùlọ.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń wẹ̀. Ìwẹ̀ jẹ́ nǹkan tí mo kọ́ láti kékeré mi, tí tó fi bá mi dà gbá bà yìí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́. Te mi bá fẹ́ wẹ̀, màá kọ́kọ́ lọ bo mi sínú ike, ike tí màá fi wẹ̀. Yá là kò jó mi tútù tàbí kò jó mi gbígbóná. Ìyẹn bí ojú ọjọ́ bá ṣe rí tí n bá dẹ̀ ṣe fẹ́ fi wẹ̀ ni. Ma wáa bu omi, màá da omi sára kí n tó yí ọṣẹ ní kẹ̀ǹkẹ̀ tí mo fẹ́ fi wẹ̀. Ìgbà mí dè re, mo lè fi ọṣẹ yí gbogbo ara náà kí n tó bẹ̀rẹ̀ sí ní fi kàìnkàìn fi gbó ara. Màá rí dájú pé mo f-mo fi kẹ̀ǹkẹ̀ yẹn, mo fi gbó gbogbo ara mi dáadáa. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọwọ́, màá gbó dáadáa. Gbogbo ibi tí ekana mi tó sápamọ́ sí, gbogbo ẹ̀ ni mo máa fi kẹ̀ǹkẹ̀ gbó. Ti bá ti gbó wọ́n bẹ́yẹn, màá wá gbe débi ọrùn. Màá fọ orí, màá fọ ojú, màá fọ ẹsẹ̀, màá fọ ikùn. Mo máa fi ara balẹ̀ fọ gbogbo ìdọ̀tí, òógùn kúrò lára mi. Ti bá ti fi ọṣẹ gbó gbogbo ara tí mo fi kẹ̀ǹkẹ̀ gbó ara tán, màá wá bu omi, màá bu sára látòké dé ilé. Ìgbà mí tí bá n bú omi yẹn, màá máa fọ wọ́ fi ra gbogbo ara. Ìyẹn a lè jẹ́ kí gbogbo ìdọ̀tí yẹn á tún gbọ̀n dá lé dàda. Màá rí dájú pé kò sí ọṣẹ kankan lára mi mọ́. Ìgbà mí dè ré, mo tún le tún wẹ̀ yẹn wẹ̀. Ti bá ti wẹ̀ lálákọkọ máa tún wẹ̀ lẹ́lẹ́keji. Ìyẹn, màá wá fi ọṣẹ díẹ̀ màá fi yín kẹ̀ǹkẹ̀. Màá wá gbọ̀ orí, àmọ́ mi ò ní gbó tó tí mo ṣe gbó lálákọkọ. Màá gbọ̀ orí, màá gbọ́ ara, màá gbó gbogbo ẹsẹ̀. Màá bu omi sára. Ti bá ti ṣe tán, màá wá fi aṣọ, màá fi nu gbogbo ara. Ti bá ti wẹ̀ bẹ́ẹ̀ yẹn óò máa n jẹ́ ká ara mi tutù, ara mi á balẹ̀. Màá wá mọ́ tónítóní. Àwọn òbí mi máa ń bú mi pé, mo tì máa ń pẹ́ jù ní ilé ìwẹ̀ torí pé kíni mo fẹ́ràn omi, pàápàá jùlọ kí n wẹ̀. Mo máa kọbi ara sí irun mi tí bá fẹ́ wẹ̀ o. Tí ó bá jẹ́ pé irun mi tó jé mi ò tíì ṣe irun lè lórí, mo lè bu omi láti orí, níbi tí irun mi wà mo lè bú dé sálẹ̀. Ìgbà mí dè re, ó lè jẹ́ pé mo ti ṣe irun, màá wá kó irun mi sókè, màá fi sá be aṣọ, màá gbó gbogbo ara, màá se ṣe wá wẹ̀. Bí mo ṣe máa ń wẹ̀ nìyẹn.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ ni o, mo máa ń sùn dáadáa. Kódà oorun àlàáfíà ni mo máa ń sùn. Fún èmi o, tó bá jẹ́ pé mo sùn run àlàáfíà, pé mo rí oorun si dáadáa, tí bá máa jí, ara ò ní kan mi, mi ò ní kan ara. Màá jí pípé ara mi a ya gàjía. Ẹ̀mi gan mọ̀ pé ara mi gan a mọ̀ pé mo farabalẹ̀ sùn. Mo máa ń rí dájú pé tí bá máa sùn, ibi kí ibi tí mo bá sùn sí kò gbọdọ̀ sí ariwo. Mo máa rí pé orí ibùsùn tí mo máa ń forí lélẹ̀ sí, o mọ́, kò tutù ju, èmi ò kí ń sùn lẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo rí orí ibùsùn tí mo máa ń sùn sí. Mo sì máa ń rí dájú, dájú wípé aṣọ tí mo fi bo orí ibùsùn mi, aṣọ tó mọ́ ni, aṣọ tí ò kí ń rùn, tí ó le ṣe pé tí bá gbọ́rí lé tàbí tí bá sùn lé, ó máa máa gún mi lára. Kó tó di pé mo lọ sùn náà, màá ti rí dájú wípé gbogbo ǹkan tí mo bá ń rò tó lè di mi lọ́wọ́ lójú oorun, gbogbo ẹnì máa, mo máa ó kọ́fù, jẹ́ kí, màá ó kọ́fù, mo kúrò lọ́kàn náà. Ìgbà mì tí bá fẹ́ sùn, mo lè gbọ́ orin tó jẹ́ pé kò ní o, kò ṣe pé màá gbọ́ màá wá yín sókè o, rárá o. Ara máa dún diedie diedie tí, tí wọ́n máa fi rá mi lọ. Ìgbà mìí de re mo lè paná kí n tó sùn. Ìgbà mìí de re mo lè taná lẹ̀ kí n tó sùn. Bo bá ṣe wun mi ni. Nígbà mìí de re, ó máa ń ní àsìkò àti ìgbà tí mo máa ń fi oorun sí. Tí bá ti rí pé ó ti ń lọ síbi ọwọ́ ago mẹ́sàn-án sí ago mẹ́wàá lálẹ́, màá ti gún orí ibùsùn mi. Màá ti wá oorun sùn. Ìgbà mìí de re, tí bá rí pé ǹkan tí mo bá ṣe ó pẹ́ jù mí ò tíì ṣe tán, mo lè lọ, mo lè gun orí ibùsùn mi. Boya bí ọwọ́ ago mẹ́wàá, mo lọ síbi ọwọ́ ago mọ́kànlá. Bẹ́ẹ̀ ni, èmi máa ń rí dájú wípé tí bá máa sùn, kò sí wàhálà kankan lẹ́gbẹ̀ẹ́ mi. Gbogbo ǹkan ti wà létò, oorun ló kan. Tí bá máa sùn náà, mi ò kí jẹ́ kí oúnjẹ mi pọ̀. Oúnjẹ díẹ̀ ni mo máa ń jẹ. Torí pé kíni tí bá ju oúnjẹ tó pọ̀, mi ò kí lè sùn dáadáa. Oorun gidí dá lára gan. Èmi ò dẹ̀ kí ń fi oorun tẹ̀mi, mi ò kí fi ṣeré. Torí è mo ṣe máa ń fi àsìkò sí ìgbà tí mo máa ń sùn. Tí àwọn èèyàn bá pọ̀nlé, mi ò kí ń lè sùn. Torí pé kíni, gbogbo wa ti kura wa jo. Tí ẹeyan kan bá gbìyànjú láti lọ wọ̀ ọ́run sùn, oorun yẹn lè máa wà. Torí ẹ náà, ibi tí mo máa ń gbọ́rí lé, aṣọ tí mo bá máa sùn lé, gbogbo ẹ̀ gbọdọ̀ mọ̀ téniténi, kò dẹ̀ gbọdọ̀ máa rùn. Bẹ́ẹ̀ yẹn lèmi ṣe máa ń rí oorun àlàáfíà sùn.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Tódẹ̀ ṣe pàtàkì kan nínú ilé ayé mi, pàápàá jùlọ ojojúmọ́ ayé mi. Mo ní fóònù kan, iyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mò ń lò. Mo ní tó méjì. Mo ní kan tó wà ní ilé. Iyẹn mo máa ń sábà lo tí mo bá fẹ́ pè. Bẹ́ẹ̀ni, ìpè nìkan nìyẹn wà fún nílé pé mo fẹ́ pè ṣita. Tẹ́lẹ̀ kejì náà, òun máa ń wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà. Mo wà nilé ní o, mi ò sí nilé ní o, ọwọ́ mi ló máa ń wà. M á fi iyẹn náà pè, m á fi iyẹn wo nkọ́ lórí íńtánẹ́ẹ̀tì, m á fi gbọ́ orin. Kódà mo maá fi dáàsì kó nǹkan tí mo bá fẹ́ ṣe. Tí bá rí pé mo fẹ́ ṣe nǹkan lágo méjì ọ̀sán, fóònù yẹn ni ó ràn mí létí. Torí pé kíni, mo ti ṣe pé tó bá di ago méjì kó dún. Iyẹn ni pé ó ti ràn mí létí pé mo fẹ́ ṣe nǹkan lágo méjì. Tó bá jẹ́ pé ago mẹ́rin náà ni, bó ṣe máa dúná ni iyẹn. Fóònù yìí, ó lè ṣe gbogbo nǹkan ju gbogbo nǹkan tí mo tún kọ́ lọ́gbìn tí mo tún sọ sílẹ̀ lọ. Kódà fóònù yìí, mo lè jẹ́ kó jẹ́ pé ǹkan tó bá ń ṣẹlẹ̀ lórí fóònù mi, iyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, yóò máa ṣẹlẹ̀ lórí tẹlifíṣàn ilé mi. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tí fóònù mi ò lè ṣe. Fóònù mi lè dárí iná tó wà nílé mi. Tí bá ti tẹ̀ lórí fóònù mi pé kí iná tàn, iná ó tàn nílé mi. Tí bá ní òdà orin mo fẹ́ gbọ́, orin ó tàn nílé mi. Gbogbo èyí tí mo tún kà lẹ́ yìí, ó tún kéré nínú ohun kan tí fóònù mi lè ṣe. Ó tún ní nǹkan náà, tẹlifíṣàn lọ́ pẹ̀. Tẹlifíṣàn yìí, mo lè fi wo eré ìdárayá, mo lè fi gbọ́ orin, kò sí nǹkan tí mi ò lè fi ṣe, iyẹn tẹlifíṣàn mi. Ó tún ní ǹkan tí mo tún máa ń lò nílé. Iyẹn ni pé iná tí mò ń tàn sílé. Bẹ́ẹ̀ni, iyẹn náà máa wúlò gan pàápàá jùlọ tí mi ò bá, tí ò bá sí ná pé ìjọba oo fún wa ní iná. Kíni yìí, òun ní ìtàn tí ó fi ná sílé mi. Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn ó máa ń bá òòrùn ṣiṣẹ́, ìgbà mìíràn ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé iná ìjọba ni mo ti fi fi ná sí i lára. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan bẹ́yẹn ló pọ̀ ní ilé mi tí mò ń lò, tó dẹ́ ní ǹkan tó ń ṣe nínú ìgbésílé ayé mi.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi, torí pé kí ni èmi ní ìgbàgbọ́ pé ó dára gan-an ká máa kíra wa, ká máa géra wa, ká máa pọ́nra wa lé, iyẹn ló máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ kó tún pẹ́ dáadáa làárín wa. Mo máa ń fi kíkí ránṣẹ́ sí àwọn ẹbí mi, àwọn ọ̀rẹ́, àwọn òṣìṣẹ́ níbi iṣẹ́, kódà ẹni tí mi ò mọ̀ rí mo lè kí, "Ẹ kú jọ mẹ́ta, ẹ̀ káàárọ̀, ẹ káàsán", bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ó ti di ǹkan tó jẹ́ pé ó ti mọ́ mi lára, ọ̀nà tí mo máa ń gbà fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mi ò gbàgbé wọn, ọkàn mi bàyi ní olúkalúkù wà. Nígbà mìí ẹni tó jẹ́ pé èmi ò gbọ́n wọ́n láti ìjọ yìí, mo lè tan kíkí sí i kí ni, "Àá, ẹ kú jọ mẹ́ta o bàbá lágbájá, ṣe aláàfíà lẹ wá", mo kan ní ń kí yín ni o. Ìgbà míì mo kò lè fi ránṣẹ́ kí ni, "Ẹ káàárọ̀, ẹ káàsán tàbí ẹ káalẹ́". Ìgbà míì dẹ̀re tí èèyàn bá ń ṣe ìnáwó tó bá jẹ́ pé mi ò lè lọ, fóònù mi náà ni ń lò tí ń fi tan kíkí sẹ́ni náà, "Ẹ kún ìnáwó o, òye a kárí o", bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bóyá tí ó bá ṣe, àwọn Krìstẹ́nì tó bá wà ní bóyá tàn ń ṣe ọdún, ọdún Kérésìmesì wọn, mo lè tẹ kíkí sí wọn, "Ẹ kú ọdún, ẹ kú àṣeyẹ, ẹ̀mi á ṣọpọ e". Nígbà míì mo máa ń lo oríṣìíríṣìí àtẹ̀jíṣẹ́. Bẹ́ẹ̀ni, ìgbà míì ó lè jẹ́ pé mo máa kọ̀ sílẹ̀, màá wá ya, màá wá tẹ sí ẹni tí mo fẹ́ kọ̀ rí. Torí pé kí ni, kíkí ńgbà míì ó yára ju bí ká máa pè lọ tàbí ká máa kọ̀wé fún yàn. Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi, tó jẹ́ wípé mi lè lọ kí yàn n lé tàbí mi lè lọ kíyàn níbi kíbi tó bá wà, mo lè fi fóònù mi tẹ kíkí sí. Bẹ́ẹ̀ni, ìgbà míì dẹ̀ree mo lè pè lórí ago kí n kí, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Paapà júlọ tí n bá wá síbi iṣẹ́, ẹni tí ó jẹ́ wí pé mi ò tí rí láti ọ̀sẹ̀ tó lọ lọ́hùn ún tí mo bá rí tàbí pé a, mo wá sí ibi iṣẹ́, ẹni tí mi ò tí rí láti ọ̀sẹ̀ tóri lọ́hùn kò tì dé ibi iṣẹ́ náà, mo lè fi fóònù mi, mo lè fi pé kí fi kí tàbí kí n tẹ kíkí sí. Ìkannú méjèèjì ni, ó dáa ká máa kíra wa, ká máa bẹ̀ra wa wò lẹ́ẹ̀kọ́kan, òhun jẹ́ kí ifẹ̀ kó máa gbòòrò si.

Àkókò mélòó ni o máa ń lò sun? Uhn Iye àkókò tí mo bá ń lò sun, ìgbà mí ò kí ń mọ̀ torí pé kí ni? Tó bá jẹ́ pé ó ti rẹ mí, mo tu n pẹ́ dé láti ibi iṣẹ́ orun ló kan. Tí mo bá ti sùn bẹ́ẹ̀ yẹn, mi ò kí le mọ̀ pé àsìkò báyìí ni mo sùn. Àmọ́ àsìkọ tí mo bá jí, òun ni mo lè mọ̀. Nígbà mìí gan mo lè máa mọ̀. Ìgbà mí tí mi ò bá lọ ibi iṣẹ́, to je pe mo wá ń bí iṣẹ́, mo lè sùn láti bóyá wákàtí láti ago kan, mo lè sùn títí di ago méjì àbọ̀. Iyẹn ni pé mo wà ń bí iṣẹ́ o. Ìgbà mí tí n ba mọ̀ pé ibi iṣẹ́ ni mo wà tí mo bá délé, to je pe mo tètè délé boya bí ọwọ́ ago mẹ́fa, tí n ba má ma jẹun boya bí ọwọ́ ago méje. Tó bá lọ bí ọwọ́ ago mẹ́jọ, màá ti mọ̀ pé ago mẹ́jọ àbọ̀ mo fẹ́ lọ sùn. Ìgbà mí, mo lè lo wákàtí mẹ́rin fi sùn. Bẹ́ẹ̀ ni. Tọ́ jẹ́ pé ó lè jẹ́ ìtọ̀ ló máa jí mi bí mi ò ṣe tún ní sùn mọ́ ní yẹn. Ìgbà mí dí re mo lè lo wákàtí márùn-ún mo lè fi sùn. Ìgbà mí mo lè sọ lọ́kàn ara mi pé wákàtí mẹ́fa n mo fẹ́ fi sùn. Bẹ́ẹ̀ ni. Ìgbà mí bí mo dẹ̀ ṣe wá sọ lọ́kàn mi yẹ nígbà mí, mo lè lo fóònù mi, màá ti tẹ síi pé ago báyìí ni kó jí mi, ago báyìí ni kó má jí mi. Bẹ́ẹ̀ ni. Fóònù lè ṣiṣẹ́ yẹn. Ó rí fóònù ni ti tẹ, ago mẹ́rin ni kó jí mi. Iyẹn tí bá ti sùn boya bí ọwọ́ ago kan tàbí ago kan àbọ̀. Bẹ́ẹ̀ ni. Ìgbà mí dẹ̀ re, ó lè jẹ́ pé ibi tí mo bá lọ, oun lo máa n fẹ́ dín iye àkókò tí mo máa fi sùn. Ẹ jẹ́ kí n ṣàlàyé. Iyẹn ni pé bóyá ka sọ pé mo jáde níìsín, mo pé délé. Tí n ba máa délé boya ó ti wọ bí i ọwọ́ ago mẹ́sàn. Sẹ́ri pé ìyẹn ó de jẹ́ pé mo ní iṣẹ́ ní ọwọ́ ago márùn-ún òru.

Irú ìbòsẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Èmi fẹ́ràn kí n máa wọ oríṣiríṣi ìbòsẹ̀, pàápàá jùlọ tí bá wà níta tí mo sì ń lé ọ̀dọ̀ mi. Mo lè mú, mo lè mú ìbòsẹ̀ tó bá wù mí. Ẹ̀yìn tó tọ́ mo, bóyá mo fẹ́ jáde ni mo ní ìbòsẹ̀ fún yẹn, bóyá mo fẹ́ ṣe nǹkan nínú ilé ni mo ní ìbòsẹ̀ fún yẹn, tàbí bóyá ojú ọjọ́ mo ní ìbòsẹ̀ fún yẹn. Lójojúmọ́ mo máa ń wọ ìbòsẹ̀ olówu, bẹ́ẹ̀ ni. Ẹ̀yì n tó máa ń rán, mo máa ń wọ̀ yẹn. Ó fẹ́lẹ́, atẹ́gùn gba bẹ̀ wọlé. Tí eyan bá dé wọ kò ní níyàn lára, kò ní yúyàn lẹ́sẹ̀, tí ẹ bá máa bọ gan kò ní run un. Kódà á tún jẹ́ kí ẹsẹ̀ kó gbẹ́ tí ẹ bá máa yọ, kò ní sí oògùn bẹ́ẹ̀. Ǹkan tí mo fi fẹ́ràn ìbòsẹ̀ tiyẹn nìyẹn. Moo tun fẹ́ràn ìbòsẹ̀ tọ́ jẹ́ pé ó wọ ẹsẹ̀ dáadáa. Kò ṣe pé tí n bá wọ̀ apá kan á ti dẹ̀ àbí ká kápá kan kí apá kan tí kó ti gé àbí kó ti sún, kó ti sún kì lẹ́gbẹ́ kan. Rárá, mi ò fẹ́ iru ìbòsẹ̀ bẹ́yẹn. Ìbòsẹ̀ to jẹ pé tí ó bá wọ ẹsẹ̀ dáadáa, ó lè yọbọ̀ọ́rọ́ n lélẹ̀. Boya ibi ti mo bá ti ń ṣe nǹkan kó lè yọbọ̀ọ́rọ́ n lélẹ̀ kó lọ kọ́ mi lẹ́sẹ̀ kó má ṣe mí léṣe. Àwọn ìbòsẹ̀ tó jẹ́ pé wọ́n fi òwú rán yẹn, àá, ó máa ń-- kọ́n se pe ó máa ń gbóná jù, ó máa gbóná díẹ̀. A kì í, ó da, a fi jẹ́ kí ara èèyàn á balẹ̀, kò ní tutù jù, kò ní gbóná jù. Igbà mí ì mo máa ń wọ ìbòsẹ̀, ìyẹn tí àwọn-- ìbòsẹ̀ tón máa ń fi ń sáré nìgbà mí, èyí tón máa ń fi ń ṣe, tó máa ń fi ṣe ara kí ara pé ṣe ṣamṣam. Irú àwọn ìbòsẹ̀ bẹ́yẹn. To je pé èèyàn á tún wọ̀ nínú bàtà, mo maa n wọ̀ iyẹn naá. Irú nǹkan bẹ́yẹn. Tí èèyàn bá wọ ìbòsẹ̀ bẹ́yẹn ṣẹ́ṣẹ, kò ń jẹ́ kí bàtà kó ṣe èèyàn léṣe. Pàápàá jùlọ bàtà tó jẹ́ pé ó jẹ́ tuntun yẹn tí ẹ̀eyàn ṣẹ̀ṣẹ̀ rà. Tí èèyàn bá wọ ìbòsẹ̀ sí i, ìbòsẹ̀ yẹn ó máa dáàbò bo bàtà kò ní, eh, ẹsẹ̀ èèyàn kò ní jẹ́ kí bàtà kó gé èèyàn lẹ́sẹ̀ tàbí kó ṣe èèyàn léṣe. Irú ìbòsẹ̀ bẹ́yẹn ó máa fẹ́lẹ́ lọ́wọ́. Tí n bá máa wọ̀, máa wọ̀ ó ṣe é wọ̀ dáadáa, ó de see bọ́. Kò n ṣe eyi to je pé kí n tó wọ̀ mà á seṣẹ̀ máa fún, màá máa fún ẹsẹ̀ wọn inu e. Rárá, mi ò fẹ́ iru ìbòsẹ̀ bẹ́ẹ̀, mi ò tiẹ́ kí n iru ìbòsẹ̀ bẹ́yẹn. Fun àwọn bàtà tó jẹ́ pé mo máa n wọ ìbòsẹ̀ gan pé mo fẹ́ lọ, mo fẹ́ sáré bọ́otà lọ mú nǹkan, bu tóri ìmi fẹ́ kí í dọ̀tí tàbí kí èṣó, kí nǹkan kan kó gun mi lẹ́sẹ̀ tàbí kó ya mi lẹ́sẹ̀. Ìbòsẹ̀ tí mo bá wọ̀ yi, òun ló máa ń dáàbò bo mi. Kò sí ìgbà tí ó kì í dàbò bo mi. A dàbò bo mi nínú ilé, níta, ibikíbi tí mo bá wà. Ìbòsẹ̀ dá, ó máa ń jẹ́ kí gbogbo ara èèyàn kó balẹ̀. Ìbòsẹ̀ dà bí ògùn nígbà mí fún mi.

Ṣe o ni nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀. O jẹ́ ǹkan tó ṣe pàtàkì, nípa pé à ń gbọ́ra wá ye tàbí kọ́rọ̀ ye, kó yé ara wa. Gbogbo ìlú ló ní nọ́mbà tó fún àwọn èèyàn tó ń gbé ní ìlú rẹ̀. Irú ǹkan bẹ́ẹ̀ yẹn. Irú nọ́mbà yìí ó lè jẹ́ kí olúkalùkù kò bá ara wọn sọ̀rọ̀, paapá ju lọ, tọ́nà wọ́n bá jìn. Nígbà mi tí bá wà, tí o bá jẹ́ pé mo wà ní ìlú Ìbàdàn, ẹni tí mo dẹ̀ fẹ́ rí o wà ní ìlú Ọ̀ṣun, ṣe mọ̀ pé mi ò lè rí i l'ójúkorojú. Nọ́mbà yìí tí mo bá pè, ó lè jẹ́ kí èmi àti ẹni náà sọ̀rọ̀. Kódà èmi àti ẹni náà tún lè fojú kan ara wa lórí fóònù bẹ́ẹ̀ni. Ìgbà mí dì é re, àwọn nọ́mbà yìí tí èèyàn bá pè tàbí ti èèyàn bá nílo ẹ, ó lè máa lọ torí pé kíni? Afẹ́fẹ́ ń gbà mí. Ibi tó bá wùn ló lè fẹ́ẹ. Irú àwọn ǹkan báyìí sì tí n bá fún ọ̀rẹ́ tàbí ẹbí, àbí osise nílùú oyinbo ní nọ́mbà. Gbogbo ìgbà ni mo máa ń fi nọ́mbà orílẹ̀, orílẹ̀ ni màá fi kún torí pé kíni? A lè rọrùn fún láti pè mí tàbí láti jẹ́ kí fóònù tàbí ibi tó ń wọ́n fún ara rẹ̀ wà. A lè rọrùn fún un láti pè mí tàbí láti d'ọ́dọ̀ mi. Ìgbàmíi, àwọn nọ́mbà bẹ́ẹ̀ yẹn kò ṣeé lò nílùú imi. Ìlú tẹ bá wà gangan lẹ ti lè lò àwọn nọ́mbà imi ẹ lò nílùú mi. Bẹ́ẹ̀ni, wọn ní gbà torí ìlú, orí, ẹ, àwọn ìlú ní nọ́mbà ti wọn. Nọ́mbà tèmi báyìí mi ò lè lò ti ìlú eebo T'ọ́dọ̀ ti ìlú tèmi ni emi má lò. Tó bá jẹ́ pé ìlú eebo náà ni mo wà ni, nọ́mbà ìlú eebo na ni màá lò. Mi ò ní lè lò nọ́mbà ti ìlú tèléyii. Tí ó bá jẹ́ pé mo fẹ́ ṣe ǹkankan pé boyá mo fẹ́ ṣí ilé-ìfowópamọ́ tàbí bẹ́ẹ̀, irú, mo lè lò nọ́mbà yẹn fún irú ǹkan bẹ́eyẹn. Tó bá jẹ́ pé mo fẹ́ lọ, mo sẹṣẹ̀ fẹ́ lọ sí ilé ìwòsàn tuntun kan, mo dẹ̀ fẹ́ fi gbogbo àwọn ǹkan npa mi mo fẹ́ fi sílẹ̀, mo lè fi nọ́mbà yẹn náà, mo lè fi sílẹ̀. Kan bá lè mọ̀ pé nọ́mbà yẹn èmi mo ní. Nọ́mbà yẹn jẹ́ ǹkan tó jẹ́ pé wọ́n fi ń da olúkalùkù mọ̀. Olúkalùkù ló ní nọ́mbà tie. Mi ò lè lo nọ́mbà ẹlòmíì, ẹlòmíì o dẹ̀ lè lo nọ́mbà mi. Ẹni tí ó bá lo nọ́mbà mi, fun pe ó ti jẹ́ tèmi yẹn, ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó wà n díẹ̀ tó mọ gbogbo ǹkan báyìí ṣe, ó máa mọ̀ pé wọ́n ti lo nọ́mbà mi.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Bẹ́ẹ̀ ni o, mo máa fẹ́ràn etí òkun kódà. Ó jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti lọ máa gbátẹ́gùn. Láti lọ farabalẹ̀ nísinmi kí n jóunjẹ àlàáfíà, kí atẹ́gùn òkun gan fẹ sí mi. Ṣé rí òkun yẹn? Ṣé o rí bí ka jon atẹ́gùn àlàáfíà, ààyè àti ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ gbogbo bẹ́ yẹn? Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni etí òkun máa ń fún yàn tí èèyàn bá lọ. Bómi yẹn ṣe máa ń fẹ́ wá, mo máa ń nífẹ̀ẹ́ sí i. Ìgbà mìíràn gan máa tú súnmọ́ omi yẹn náà, máa tu lọ fi ṣeré. Tí n bá rí pé ó ń fẹ̀bo máa tu sáré. Gbogbo nǹkan bẹ́yẹn á jẹ́ kí gbogbo ara ká rátù yàn. Gbogbo wàhálà tí ènìyàn ti ṣe látẹ̀yìn, gbogbo nǹkan bẹ́yẹn èèyàn ò ti ẹ ní rántí mọ́. Tí bá wá dúró sórí iyẹ̀pẹ̀, tó jẹ́ pé iyẹ̀pẹ̀ yẹn mò ń mọ̀ lára, inú mi máa dùn, àyò mí máa ń kún. Ìgbà mí dérè tí ó bá jẹ́ pé èmi nìkan kọ́ ni mo lọ, pé èmi àti ọ̀rẹ́ mi. A lè jọ múra wa dání, ká jọ máa rìn lẹ́gbẹ̀ẹ́ òkun kí a máa bomi sọ́wọ́, kí a máa fi ṣeré, kí n máa fẹsẹ̀ mi, kí a máa fi ta iyẹ̀pẹ̀ dànù. Gbogbo nǹkan bẹ́yẹn èmi náà fi ń súnmọ́, mo fi ń súnmọ́ òkun ni. Bẹ́ẹ̀ ni. Ìgbà mí, mo lè gbé àga kí n jókòó síwájú òkun, kí n máa wo bómi yẹn ṣe ń sàn wá, bó ṣe ń sàn lọ. Ìgbà mí dérè mo lè jókòó kí n gbé fóònù mi jáde, kí n yàwòrán bórun ṣe ń ràn. Ìgbà mí, ọ̀rẹ́ mi ló máa yàwòrán mi. Kò sí nǹkan tí ẹ́ lè fokún ṣe. Òórùn ẹ̀, oòrùn omi òkun gan-an. Ah! Tí ènìyàn bá gbó òórùn ẹ̀, inú èèyàn máa dùn ní, ọkàn èèyàn á balẹ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí bá ti bá rí pé iṣẹ́ ti pọ̀ jù àbí ó ti ń géèji ẹ̀mi mi, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń fi gbà tọ́jú ara mi tó jẹ́ pé mi ò ní dá iṣẹ́ pọ̀ mọ́ ara wọn. Màá lè mọ nǹkan tí mò ń ṣe. Lálá kọ̀ọ̀kọ, mo lè gba ìsinmi ránpẹ́ láàrin wákàtí ìgbà táa tí ń ṣiṣẹ́ yẹn. Láti àsìkò táa fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́, mo lè gba ìsinmi ránpẹ́. Ìsinmi yẹn mo lè fi dìde kí n fi na ọ̀sẹ̀, kí n fi na apá, kódà mo lè fò sókè kí n fò sílẹ̀ kí n jókòó padà. Bẹ́ẹ̀ yẹn ara mi ti wá lẹ̀ díẹ̀. Kò ṣe gbogbo nǹkan tí mò ń ṣe tẹ́lẹ̀, ibẹ̀ lórí mi ṣì wà. Mo ti rí ààyè láti fi orí mi síbi kan, màá jẹ́jẹ́ tí wa padà sí ibi iṣẹ́. Ìgbà mí dẹ̀ree, mo lè kúrò ní ibi tí mo ti ń ṣiṣẹ́ kí n rìn káàkiri, kí n fi yẹn lọ kí àwọn ọ̀rẹ́, kí n fi yẹn lọ kí àwọn ọ̀gá mi, kí n fi ẹ ná ẹsẹ̀ kí n na apá, kí ara mi tún fi balẹ̀ kó fi fúyẹ́ kí n tó padà wá máa ṣiṣẹ́ lọ. Bí mo ṣe ń gbé ara yẹn, ara máa balẹ̀, ara èèyàn gan-an túntùn, èèyàn á rí nǹkan mìí rò. Ìgbà mí dẹ̀ré, láàrin àsìkò tí mo fi gba ìsinmi ránpẹ́ yẹn, mo lè jókòó sí ibi kan kí n máa mí sókè, kí n máa mí sílẹ̀, kí n máa mí sókè, kí n máa mí sílẹ̀, kí n máa mí sókè, kí n máa mí sílẹ̀. Ọ̀nà yìí mo fi ń jẹ́ kí gbogbo nǹkan tó jẹ́ líle líle bí ìní ra, gbogbo nǹkan bẹ́ yẹn mo fi jẹ́ kó kúrò lára mi. Ìgbà mí dẹ̀ré mo kan lè lọ jókòó sí ibi kan tí ó si ariwo kí n máa gbọ́ orin. Bẹ́ẹ̀ ni ó tún máa ń jẹ́ kí orí mi kó wá lé, kí gbogbo nǹkan tutù, kí ǹ kan ràn, kí gbogbo nǹkan balẹ̀ lára mi. Orí jẹ́ nǹkan tó jẹ́ pé tí mo bá rí pé gbogbo nǹkan ti ń rí bákan, mo kan máa gbọ́ orin ni. Ìyẹn tún máa ń, ó máa ń jẹ́ kí ara mi kó jí pépé. Nígbà mìíràn, ó ní nǹkan tí mo máa ń dẹ́ kó, tí mo máa ń ṣe. Àsìkò wà fún gbogbo nǹkan tí mo bá ń ṣe. Tí n bá rí pé mo lè ṣ-- tí bá jí láàárọ̀ tí mo wẹ̀, tí mo lọ ibi iṣẹ́ ni bi aago mẹ́jọ, mo sì mọ̀ pé lágo kan títí kan aago mé-- láti aago mẹ́jọ, aago mẹ́sàn-án títí di aago kan mo ti ṣiṣẹ́. Aago kan sí aago méjì yẹn, mo fi lọ jẹun tàbí mo fi dìde kúrò níbí ara ibi tí mo ti ń ṣiṣẹ́, mo fi rìn, mo fi gbọ́n ara nù. Aago méjì sí aago mẹ́ta, bóyá mo fi jẹun. Aago mẹ́ta ń lọ síbi aago márùn-ún, àsìkò táa máa ṣiṣẹ́ tán òun ló ti ń lọ yẹn. Aago márùn-ún lọ, mo ti lọlé. Aago méje àbí mẹ́jọ mo ti délé. Aago mẹ́sàn-án, boyó mo ti, mo ti lọ fẹ́ lọ sùn, òun ni. Mo máa ń fi àsìkò sí gbogbo nǹkan. Ó ní òń kí ń fi jẹ́ kí iṣẹ́ pọ̀ láyá mi tàbí kí màá ronú. Àsìkò tí mo ti fi sín mi yẹn ó ti jẹ́ kí nǹkan rọrùn fún mi. Bó ti ẹ jẹ́ pé ko on ṣe gbogbo ìgbà náà, àmọ́ ó ṣe é ṣe. Gbogbo nǹkan rọrùn pẹ̀lú àsìkò tí mo fi sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó tún ní nǹkan tí mo máa ń yẹrí fún. Kí màá kó oríṣìíríṣìí iṣẹ́ pọ̀, kí màá jan eléyìí pọ̀, kí màá jan ìyẹn pọ̀. Mi ò sábà fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn. Torí pé kíni tí eyàn bá ń kó iṣẹ́ pọ̀, èèyàn ò ní lè jẹun, èèyàn ò ní lè mu omi, èèyàn ò ní lè wẹ gan. Ìṣẹ́ ni èèyàn á kán gbà jù mọ́. Èmi ò dẹ̀ fẹ́ irú ilé ayé bẹ́ yẹn. Torí ẹni, mo màá n yọ àsìkò kan nínú àwọn wákàtí tí mo fí ń ṣiṣẹ́, màá fi sinmi. Bóyá kí n dìde ni kí n lọ jẹun ní o tàbí kí n dìde kí n na ara. Óun ní ò kí ń jẹ́ kí iṣẹ́ pọ̀ jù láyá mi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba dáadáa. Ìfọkànbalẹ̀ ló jẹ́ fún mi. Nǹkan gbí nǹkan ayọ̀ ló ṣe jẹ́. Tí èèyàn bá wànta, atẹ́gùn àlàáfíà, atẹ́gùn ìdùnnú, atẹ́gùn tó bá fẹ́ lù yàn báyìí, ara èèyàn á balẹ̀. Iná gidi á tàn sára èèyàn, àyè gan wà. Mo máa fẹ́ràn kí a máa gbá òrùn sára torí pé kí ni o da fún ara gan. Ó ní ǹkan tí òrùn ń ṣe ní ara. Bẹ́ẹ̀ni, tí èèyàn bá tún ń ṣiṣẹ́, tí èèyàn bá tún ń ṣiṣẹ́ níta, ara èèyàn á tún jí pépé, agbára á wà, okun gan á wà. Ó mọ́ n dàbí i pé èèyàn fi ọwọ́ èèyàn, èèyàn fi ṣe ǹkan tó da, kí èèyàn wá kó èrè ẹ̀ ló ṣe máa n rí. Ó yàtọ̀ sí iṣẹ́ ilé iṣẹ́ o. Jẹ́ pé gbogbo ǹkan lèàn á máa tún ṣe. Ẹ̀yàn ti mọ̀ pé tí èèyàn bá ṣe wọlé, kí èèyàn tó bọ́ tà ó dìgbà tí èèyàn bá tún ń lọlé. Rárá, àmọ́ iṣẹ́ ìta, ìgbàkúgbà ló lè yí padà. Bẹ́ẹ̀ni, ṣe ẹyẹ tó ń ké ìta ni àbí bí atẹ́gùn ṣe ń fẹ́ igi tó ń fẹ́ ewé ṣe yẹn ni màá sọ pé kó dùn tó ni. Ìgbà mí gan tí èèyàn bá ń ṣiṣẹ́ nta, èyàn á lè rójúráyè ǹkan tó tún ń ṣẹlẹ̀ níta. Bí èèyàn ṣe ń ṣiṣẹ́, ìyá tún máa wo gbogbo ǹkan tó ń ṣelè láyìkáá èèyàn. Tí o bá ń ṣiṣẹ́ nta, wà á tún rí ẹlòmí tó máa tún kí ẹ, tí inú ẹ á dùn táyọ̀ ẹ á kún. Bẹ́ẹ̀ni, ìgbà mí dẹ̀ ré tí èèyàn bá ń ṣiṣẹ́ pẹ̀lú èyàn, tó jẹ́ pé ẹ jọ ń ṣiṣẹ́ pọ̀, ẹ jọ gbé iṣẹ́ yín bọ́ta, ọ̀rọ̀ á lè yéra yín, àyè a wà láti kọ́ ọgbọ́n látara yín. Àmọ́ tó bá yẹ pé ó jẹ́ ilé iṣẹ́ ni, ìwọ ní ibi tó ti ń ṣiṣẹ́ tì ẹ, ẹlòmíí náà tún ní ibi tó ti ń ṣiṣẹ́ tì ẹ. Bóyá kó tó di pé ẹ lè jókòó ṣiṣẹ́ pọ̀, bóyá ìgbà tí àyè bá wà tàbí bóyá àsìkò oúnjẹ, ó tó ìgbà yẹn lẹ tó lè bá ara yín sọ̀rọ̀. Àmọ́ tó bá jẹ pé ìta lẹ wà ni, gbogbo ǹkan lè lè mú kódà látara iṣẹ́ tí wọ́n bá fún yín pẹ̀lú ǹkan tó ń ṣẹlẹ̀ níta, ẹ tún lè fi ṣiṣẹ́ òun náà. Ǹkan tí mo tún fẹ́ràn nínu ìṣẹ́ ìta nìyẹn Ìṣe ìta tún rè, ó tún máa jẹ́ kí láka ìyẹn èèyàn jí pépé dáadáa. Pé èèyàn wá ń lo fóònù, èèyàn ń lo íńtánẹ́ẹ̀tì, gbogbo ìyẹn ayé ìyẹn ò ní yọ. Èmi ò ní kó wúlò o àmọ́ iṣẹ́ ìta, ó máa n jẹ́ kí ǹkan rọrùn. Bẹ́ẹ̀ni. Èmi dẹ̀ ré, mo fẹ́ràn kí n máa ṣètò gbogbo ǹkan. Bóyá mo ti mọ̀ pé ǹkan báyìí, ìta ni mo ti lè ṣe, ǹkan báyìí, ibi iṣẹ́ ni mo ti lè ṣe. Gbogbo ǹkan bẹ́yẹn, òun ni. Tí èèyàn bá bọ́ síta, èyàn á tún rí ìrí ayé, èyàn á kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n. Ìṣe ìta dà o. Bẹ́ẹ̀ni, ó máa n dà kí èèyàn fi kí èèyàn àti ìṣe ìta àti ìṣe inú ilé, ó dà kí èèyàn máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan kó má jẹ́ pé ó fì sí ibi kan jù kan lọ.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko tí mò ń sìn. Pẹ̀lú bí mo dẹ̀ ṣe ní ẹyọkan yẹn náà, hmmm, inú mi kan máa ń dùn ni torí pé kíni, ó dàbí ẹni pé keeyàn ní ẹni kejì bó ti e jẹ́ jẹ́ pé kò lè sọ̀rọ̀ àmọ́ ó ń gbọ́ èyí tèmi ń sọ. Pẹ̀lú bí mo dẹ̀ ṣe ní ẹyọkan yẹn náà, hmmm, inú mi kan máa ń dùn ni torí pé kíni, ó dàbí ẹni pé keeyàn ní ẹni kejì bẹ́ẹ̀ni, pápá jùlọ ẹni tó bá ń dàgbé. Ó ti mọ̀ pé o ní nǹkan tó ń bọ̀ wá bá a nílé. Bẹ́ẹ̀ni, ẹranko tèmi bí ọ̀rẹ́ mi ló ṣe rí, bí ẹbí mi ló ṣe rí. Ó máa ń fún mi láyọ̀, kò ń dà mí láàmú. Bẹ́ẹ̀ni, ibi tí mo bá fi lè ṣi ni màá ti ba à ti bá dé. Mo mọ̀ mọ̀ mú ẹranko yìí torí pé kíni, mo mọ̀ pé gbígbé mi bí mo ṣe ń gbé lé ayé mi, ó bá mi lára mu. Torí pé kíni ẹranko nílò ìtọ́jú gan-an. Gbogbo wa ẹ̀ dẹ́pọ̀ àmọ́ èmi ti kọ́ bí mo ṣe máa ṣe tọ́ dọ̀tí mi tí ó fi ní ní mi lára. Nísìn bàyi ẹranko mi, mo máa ń fún lóúnjẹ, tí bá jí láàárọ̀ máa fún ló oúnjẹ, mo máa wẹ̀ fún un. Màá sì rí pé ipò tó wà, ipò àlàáfíà ló wà kí i tó fi lè jáde lọ kúrò nù lé. Kódà tó bá ti di àsìkò gbím tí ó kì í ṣe àsìkò iṣẹ́, màá mú ẹranko mi lọ sí hospital àbí ilé, ilé, ilé ẹranko, ìyẹn ibí tan ti ń tọ́jú àwọn ẹranko, kan bá mi tọ́jú ẹ̀, kan bá mi wo gbogbo ǹkan ara ẹ̀ ṣe kò ní nǹkan kan lára, ṣe kò ká ààrùn kan kan lára ṣálaáfià lowà. Mo sì máa ń mójútó bí ẹranko náà ṣe máa ń wù wà torí gbà mí. Àwọn ẹranko mi ẹni mọ̀ pé wọ́n ti gbé ǹkan tí ó yẹ kan gbé jẹ, wọ́n máa ma ṣe núe nue, nú nue, inú ẹnu lé ni. Ti bá ti rí pé àrẹ̀ ò yá bẹ́ẹ̀ yẹn, bóyá ó ní bó ṣe ń ṣe, bóyá bó ṣe ń rìn kò tẹmi lọ́rùn. Màá tètè gbé lọ àwọn tó máa n yẹranko wò kan bá mi yẹ̀ ẹ́ wò ṣe kò sì nǹkan mi lára rẹ̀. Ìgbà mí dẹ̀ re ẹranko mi ó fẹ́ràn kó máa fi àwọn ǹkan tọmọdé máa fi ń ṣeré, ó fẹ́ràn kó máa fi ṣeré. Nítorí ìdí yẹn, mo máa ra jọ, màá wá fi síwájú ẹ kó máa fi ṣeré. Ó lè ṣeré títí, títí, títí màá fi dé. Ẹranko mi mo ti tọ́jú è dè bíi wípé tó bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ó ní ibi tó máa lọ ṣe ìgbọ̀nsẹ̀ sí. Tó bá fẹ́ tọ̀ ọ́ ó ní ibi tó ti máa lọ tọ̀ tọ́ jẹ́ pe tí n bá dé èmi máa ṣe lọ dàá nù. Kò kí ń dà mí láàmú, à ẹranko mi ò kí ń fún mi wà rára, rára, rára, rára. Kódà tí bá dé báyìí, ó lè tún fi ẹnu ń sun sí ibi tí màá ti da ìgbọ̀nsẹ̀ ẹ nù. Ǹkan tí mo fi fẹ́ràn rẹ̀ ni ẹ́, kò múlé mi dọ̀tí. Tó bá fẹ́ sùn ó ti ní ibi tó ti máa sùn. Ẹranko náà ṣe bí èèyàn ni. Òun náà ti ní àsìkò tóun ńaa fi n ṣe ǹkan. Ṣé bí mo wà ní ẹranko nílé tí mò ń sìn? A bẹ́ẹ̀ni o. Kódà ọ̀rẹ́ mi ni.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwọran? Bẹ́ẹ̀ni, mo mọ̀. A ti ya àwọran ọ̀ lé rára. Ó kọ̀ dàbí è pé èèyàn mú àsìkò kan tó ń ṣẹlẹ̀ àbí nǹkan tó ń ṣẹlẹ̀, èèyàn ń mu, èèyàn ń ya, àsìkò yẹn wá dúró sójú kan bí àwọrań ṣe rí sími niyen. Ṣé ẹ rí i? Tẹ bá gbé fóònù yìn, tí ẹ gbé sí iwájú nǹkan tí ẹ fẹ́ máa rí nígbà kó gba, bí bẹ́ẹ̀ yẹn lẹ se fẹ́ kó rí. Tẹ bá fi ya ǹkan bẹ́ẹ̀ yẹn, kí ẹ rí dájú pé iná wà ní ibi tí ẹ sì fẹ́ ya ǹkan kí ẹ tó ya. Kí ẹ dẹ̀ rí dájú wípé ǹkan tí ẹ fẹ́ ya ó mọ́lẹ̀ dáadáa, ẹlẹ̀ eyìn gan lè rí i. Tẹ bá tún fi hàn èèyàn, ẹni náà máa rí i. Ṣé ó yẹ yin? Ni ẹ máa fi ya. Àmọ́ kò kàn ṣe pé kí ẹ dúró síbi kan kí ẹ kọ̀ ya ǹkan tó bá wù yín nítorí pé ẹ kò fẹ́ máa rí i. Rárá o. Tẹ bá di fóònù yìn mú, tẹ bá súnmọ́ ǹkan yẹn, ẹ máa ya bí ẹ ṣe fẹ́ máa rí i. Ìgbà kúùgbà tẹ bá wò ó, inú yín gan máa dùn pé ẹ̀yin le ya ǹkan yìí. Ṣé ẹ rí i? Nígbà mi tẹ bá ṣe ya ǹkan ló ṣe máa jáde sí i. Tí eyaǹkan bá ń rẹ́rìn tẹ bá ya, ǹkan tí ẹ máa rí ń bẹ́ẹ̀ ni pé oun rẹ́rìn ẹ lè rí i pé ó ń fún un júpọ̀. Ìyẹn tuńmọ̀ sí pé kí ni bí ǹkan bá ṣe wà tẹ bá ṣe ya lè ṣe máa ba. Tí ẹ̀yàn bá ń ka ìwé, tẹ ya, àti ìwé o, àti ẹni náà àti àwọn ǹkan tó yí wọn ká, òun lè ti mú dúró gbogbo máa dúró sójú kan ni. Ìyẹn ni pé ẹ ya. Ṣé wá rí i pé tí a bá ń ya àwọn àwòrán yìí, àwọn àwòrán yìí ó máa dàbí è pé wọ́n ń sọ ìtàn bẹ́ẹ̀ ni. Kódà àwọn ara àwọn ǹkan tó máa ń sọ ìtàn jù ni àwọran. Ìtàn bíi pé là-- èèyàn àkọ́kọ́ fún ẹni kejì ní bàtà. Tẹ bá ya àwọn méjì bẹ́ẹ̀ yẹn, tẹ bá máa máa fi hàn ẹlòmíràn lọ́jọ́ iwájú, ẹni náà á rí i pé à, lóòótọ́ lóòótọ́, làgbájá yìí ló fún ẹni yìí ní bàtà. Àwọran máa ń sọ ìtàn bẹ́ẹ̀ ni. Àwọran ńgbà mí tún máa ń kọ́ yàn lọ́gbọ́n. Ìyẹn ni pé bóyá àwọn ǹkan ń jà, ibi tí wọ́n ti ń bá ara wọn jà yẹn, bóyá ibi tí ẹ̀yin lọ ya òun ni ibi tí ẹlòmíràn tí lọ gba ìkejì lẹ́sẹ̀. Nígbà tí ẹ wá ya bẹ́ẹ̀ yẹn, tẹ bá máa fi hàn ẹlòmíràn, ṣẹ́ pé ẹni yẹn ò mọ̀ bí ìjà ṣe bẹ̀rẹ̀, àmọ́ èyí tí ẹ̀yin ya òun lóun máa gbá mú. Ìyẹn ni pé kí ni bọ̀bọ́ yen àbọ̀ ọmọ arákùnrin yìí kò bá máa gba ẹni yìí ní ẹsẹ̀. Ṣé ẹ ti wá rí i pé a ti ya àwọran kò kàn ṣe pé kí ẹ̀yàn kọ́ ya àwọn kí ẹ̀yàn fi lè. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló ń ni àwọn ọ̀rọ̀ má ń ló máa ń jẹ́ kí ẹ̀yàn mọ̀, tó máa ń jẹ́ kí ẹ̀yàn rí. Mo mọ̀ bó ṣe ń ya àwọran dáadáa tó jẹ́ pé tí bá gbé jáde fún yín, inú yín máa dùn sí i, ayọ̀ yín máa kún si i.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi dàbí ìrìnàjò yàtọ̀. Bẹ́ẹ̀ni, ìrìnàjò tó yàtọ̀. Ṣé ẹ rò pé ìrìnàjò lórí ilẹ̀ ó yàtọ̀? Bẹ́ẹ̀ noni ìrìn àjò orí omí yàtọ̀. Ǹkan tí ẹ máa kọ́kọ́ mọ̀, tí ẹ máa kọ́kọ́ ṣàkíyèsí, òun ni ìrìnàjò orí omi. Ìyẹn bí omi yẹn ṣe bú ṣe, bú ṣe ń lọ, bú ṣe ń fẹ́ wá, bú ṣe ń fẹ́ lọ. Ṣé ẹ rò pé mọ́tò yálà pe ó ń lọ wájú abọ́ lọ ẹ̀yìn, ẹ ti mọ̀ pé ọkọ̀ orí ilẹ̀ ó yàtọ̀. Àmọ́ orí omi ẹ̀ lè mọ̀ torípé kín ní ó lè fi sọ́tùn, ó lè fi sọ́si. Kò ṣeéṣe pé ó ké, pé ó da ọkọ̀ orí omi ẹja fi gba ibìkan àbí ẹja yà sí ibìkan. Rárá, kò ṣeéṣe bẹ́ẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ ìgbà, omi ló ń darí ọkọ̀ ojú omi. Bẹ́ẹ̀ni tàbí atẹ́gùn ìyẹn nà wa n bè. Ṣé wàá rí pé èèyàn wà lórí ọkọ̀ ojú omi? Á, inú èyán mà máa dùn, ayọ̀ mi máa ń kún. Torípé kín ní ìrìnàjò tó tún yàtọ̀ ni. Ìrìnàjò tí mi ò tíì rí rí. Ẹ̀kan náà ni mo, mo ti gun ọkọ̀ ojú omi rí o. Mi ò dẹ̀ lè gbàgbé láíláí bó ti jẹ́ pé ẹ̀rù bá mi kí ń má lọ rere bọ́nù omi. Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí oríṣìíríṣìí ọkọ̀ ojú omi ló wà? Bẹ́ẹ̀ ni. Ọkọ̀ ojú omi olúkalúkú ló dẹ̀ fún, ló dẹ̀ ní ìrìnàjò ti ẹ. Ọkọ̀ ojú omi míì ó lè kéré kó jẹ́ pé ẹja nìkan lọ fẹ́ pa, ìyẹn ò lè kó lè gbéyàn. Ọkọ̀ ojú omi rí, mìí dẹ́rẹ́ ó jẹ́ pé èèyàn ló fi ń gbé. A gbé ẹ láti ibìkan, a gbé ẹ dé ibìkan. Ọkọ̀ ojú omi ìdẹ́rẹ́ ó jẹ́ pé èèyàn kan nìkan ló lè gbé sọ́dá. Bẹ́ẹ̀ ni. Ọkọ̀ ojú omi mìí ó jẹ́ pé èèyàn méjì àbí èèyàn mẹ́rin nìkan ló lè gbé sọ́dá. Ó lè gbé ẹ láti ibìkan dé ìlú omi. Ọkọ̀ ojú omi mìí kódà ẹ lè ṣènà wọ́ lórí ẹ̀. Ìyẹn ló wá pọ̀ jù tí àwọn èèyàn ní ìfẹ́ sí jù. Ìyẹn ọkọ̀ ojú omi yẹn. Ìyẹn dè ní mo ti wò. Ọkọ̀ ojú omi mìí ó lè jẹ́ pé kó kọ̀dà fún ìdárayá. Bẹ́ẹ̀ ni pé kọ́kọ́ gbé àwọn èèyàn, káwọn èèyàn kó wọ ọkọ̀ ojú omi yìí, kò ṣe pé wọ́n ó lọ ibìkan pàtó. Kọ́kọ́ fi gbé wọn káàkiri, káwọn nu káàtẹ́gùn àlàáfíà, àfẹ́sì wọn, kó rí bí omi ṣe rí, ìrírí ayé ǹkan kan bẹ́ẹ̀ yẹn. Àwọn ẹja oríṣiiríṣii nǹkan tí àwọn ọkọ̀ ojú omi yẹn wà fún nìyẹn. Oríṣìíríṣìí ọkọ̀ ojú omi ló wà èyí tó bá wù ẹ́ lọ lè wọ̀. Àmọ́ èyí tí èmi ti wọ̀, òun ni tó jẹ́ pé àwọn èèyàn pọ̀ ń bẹ, wọ́n ṣe é na wọ lé lórí. Irú ọkọ̀ ojú omi tí èmi ti wọ̀ nìyẹn.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà pàrọ̀ ọkàn mi. Tí mo fẹ́ pàrọ̀ ọkàn mi bẹ́yẹn, mo lè lọ sí ibi to jẹ pé kò sí ariwo kankan. Kò sí ẹni tí ó ń pariwo, kò sí ẹni tí ó ń jà, kò sí ẹni tí ó ń sọ̀rọ̀, kò sí ẹni tí ó ń dà mí láàmú. Tàbí kí n lọ síbi kan tó jẹ́ pé kò sí-- kò ní tutù ju, kò ní gbóná ju. Máa rọra yẹra fún nǹkan kan tó jẹ́ pé ó ń, tó ń dẹ́rù bá mi tàbí ó wà lórí ọkàn mi tí ó jẹ́ kí n gbádùn fún ìṣẹ́jú díẹ̀. Ìgbà mí mo le jókòó kí n di ojú mi, kí ń mí sókè kí ń mí kanlẹ̀. Kín rọra máa mí tí, tí ọkàn mi a fi bà lẹ̀. Tí ọkàn mi a fi máa sọ fún mi pé kò sí nkàn kan, gbogbo ẹ lo máa dà. Ìgbà mí dẹ̀re, mo máa ń fẹ́ran kí n ronú, kí n ro nǹkan tó ń bà mí nínú jẹ tó jẹ́ bí, tó wúwo lọ́kàn mi. To mo bá ti bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara mi, ṣe ọwọ́ mi ká nǹkan báyì àbí kò ká? Ti ń bá rí pé nǹkan ti ọwọ́ mi ò lè ká ni, màá f-- màá f-fọkàn, màá fi sílẹ̀ kúrò lọ́kàn mi, màá yọ kúrò lọ́kàn mi pátápátá. Tí ó bá dẹ jẹ pé nǹkan tó ọwọ́ mi lè ká ni, màá gbá ká dára. Nǹkan tí mo bá lè ṣe ni màá ṣe. Màá fi ètò sí gbogbo nǹkan tí mo lè ṣe. Ọ̀nà tí kínìyẹn fi ní dà mí láàmú mọ ni mo máa wá. Tí ó bá yẹ pé mo dẹ lè yípadà ni, màá ma rànra mi létí pé tí bá ń dà mú ara mi pé ronú, kò ní ọ̀ǹkan tó máa dà fún mi. Ìgbà mí dẹ̀rí mo lè gbọ́ orin láti jẹ́ ká ara mi bà dé. Gbogbo nǹkan tó dà bíi ń pe ó fẹ́ máa fọ́ mi lórí, tó fẹ́ máa wúwo láya mi, gbogbo ẹ ló máa kúrò lọ́kàn mi. Orin yẹn o lè máa pọ̀ jù o, mi ní yín sókè, ko rọra máa dún díẹ̀díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Ìgbà mí dẹ̀re tí bàá rí pé nǹkan ti ń le jù, mo lè kúrò ní ibi tí nǹkan yẹn bá wà. Ki bọ́ síbò mi, kí n rìn káàkiri, kí n nú ara, kí n nú ẹsẹ̀, kí n nú apá, kí n nú gbogbo ẹ̀, kí n yún orí sọ́tun kí n yún orí sóṣì. Gbogbo ara mi lè fúyẹ́. Ìgbà mí dẹ̀re tí ọ̀rọ̀ yẹn bá wúwo ju tó jẹ́ pé mi rẹ́ni sọ fún, mo lè mú ìwé àti bírò kí n máa kọ́ sílẹ̀. Gbogbo nǹkan tó bá jẹ́ pé ó fẹ́ máa bà mí lọ́kàn jẹ tí mi ò dẹ́rẹ́ni sọ fún, mo lè kọ sílẹ̀, kí n mú ìwé náà, kí n rùn, kí n sọ nu. Gbogbo ona mo máa fi ń gbà pàrọ̀ ọkàn mi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Lẹ́nu ijo méta yìí mo ti wọ̀ pé ìmọ̀ wo ni mí ò mọ̀, èwo ni mo dè fẹ́ mọ̀. Ìmọ̀ kan tí mi ò mọ̀ ni oúnjẹ sísè. Oúnjẹ sísè dára gan. Ó dá kí èèyàn mọ oríṣiríṣi oúnjẹ sè, bẹ́ẹ̀ ni, ǹkan tó fi ń yọ gan ni. Mo lè se bí oúnjẹ bí ìrẹsì, kí n ṣe ẹ̀wà, kí n ṣe iṣu, àwọn oúnjẹ kéékèèké bẹ́ẹ̀ yẹn. Àmọ́ mo fẹ́ mọ ìjìnlẹ̀ oúnjẹ. Mo fẹ́ mọ débi wípé bá-- bi wọ́n ṣe ń kó adùn pọ̀ tó fi ń di odidi, mo fẹ́ mọ dé ibẹ̀, bí àpẹẹrẹ. Mo fẹ́ mọ bí wọ́n-- mo fẹ́ mọ bí wọ́n ṣe ń ṣe ìṣirò adùn tó máa bù sí oúnjẹ. Torí pé èmi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí bá máa dáná, mo kò máa kọ́wọ́ bọ iyọ, mo dè máa dà á sí, ó dùn kò dùn mi ò mọ̀. Àmọ́ tí bá mọ ìṣirò ẹ̀, tí mo mọ̀ pé kìí, tí mo mọ̀ pé ó dá, iye ṣíbí báyìí ni mo lè bù sí i, iye ṣíbí báyìí ni mo lè bù sí i. Ó máa dùn mọ́ mi nínú. Kò ní fún mi ní wàhálà mọ́. Ẹlẹ́ẹ̀kejì ni èdè tuntun. Pápa jú lọ bóyá ibi tó wù mí láti lọ tó de jẹ́ pé mi gbọ́ èdè ibẹ̀ yẹn, ó máa wù mí láti mọ̀. Torí pé kí ni, tí èèyàn bá mọ̀ ju èdè kan lọ, tó pé ó mọ bí i méjì, ó mọ tó mẹ́ta, ó mọ tó mẹ́rin, hih, ǹkan tó máa ń fi gbé yọ gan máa ní. Tí èèyàn bá mọ oríṣiríṣi èdè, ó lè jẹ́ kí èèyàn rí ṣẹ, ó lè jẹ́ kí èèyàn mọ̀ èèyàn, kí èèyàn dé pọ̀ gíga, kí èèyàn lọ káàkiri àgbáyé. Kódà àwọn àgbàgbà tún máa tọ̀ ẹ wá torí pé kí ni, wọ́n mọ̀ pé èdè tó fi ń ba ẹ̀ní yìí ń sọ̀rọ̀, ìwọ gbọ́, àwọn ò gbọ́. Ó tún lè máa bá ẹ pa owó wálé. Èdè dá gan an, ó tún máa fún èèyàn ní òye, a jẹ́ kí èèyàn mọ àṣà ìlú mi, ìjìnlẹ̀ ìlú mi. Àwọn, àwọn ọgbọ́n àwọn, àwọn ǹkan, àwọn ǹkan iṣẹ̀mbáyé wọn, àṣà àti ìṣe wọn, èdè, èdè máa jẹ́ kí èèyàn tún mọ̀ ìyẹn náà. Ó tún ní ǹkan tí mo tún fẹ́ kọ́, ìyẹn ni àwòrán yíyà. Mo máa fẹ́ràn kí èèyàn máa yá àwòrán. Àmọ́ mo fẹ́ yà débi wípé ẹni tó bá rí àròbóyá ǹkan tí mo yà yẹn bó ṣe dúró yẹn, ó ń ṣẹlẹ̀ gangan lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ó ní àwọn ǹkan tó je pẹ olorun obá ọ, ó fún wọn ní ẹ̀bùn àwòrán yíyà. Ó máa ń wù emí na ki emi náà mọ̀ yá. Kí èèyàn tún máa róko, bẹ́ẹ̀ ni, ó tún wù mí. Kí èèyàn tún máa rán aṣọ, ó wù mí. Kí èèyàn máa sọ oríṣiríṣi àlọ́, oríṣiríṣi ìtàn, oríṣiríṣi ìtàn, ó wù mí. Gbogbo kan bẹ́ẹ̀ ló máa ń dà mí lọ́hùn.

Ṣé o jẹ́ ẹni tó kò, tí kò jẹ ẹran? Bẹ́ẹ̀ ni, àmọ́ kò ṣe ni tipátipa abí ni dandan. Ó fẹ́ jọ mọ̀ pé èmi ni mo kọrò lọ́jọ́ kan. Bí i jẹ́ n tí ẹwu náà ti bá jẹ ẹran, kí ló máa ṣẹlẹ̀? Tí mo bá dé jẹ ẹran, kí ló lè ṣe mi? Mo fẹ́ wo bí àgọ́ ara mi ṣe rí tí mo bá jẹ ẹran. Torí mo lè má mọ̀. Ó lè jẹ́ pé púpọ̀ nínú ǹkan tó ń ṣe mí lórí ẹran tí mò ń jẹ ni. Àti pé mo fẹ́ rí bí ara mi ṣe máa rí tí bá bẹ̀rẹ̀ àwọn oúnjẹ mìíràn jẹ. Bí kí máa jẹ bí ewé, ẹ̀fọ́, àwọn oúnjẹ tó ṣa yàtọ̀ sí ẹran. Láàkọ́kọ́ ìgbà tí mo kokọ́ bẹ̀rẹ̀, ó fẹ́ nira dí e Èmi tó jẹ́ pé tí bá máa jẹun, ẹran ni. Ẹran mi lè pé mẹ́ta àbí mẹ́rin lórí oúnjẹ. Ìgbà mi tí kì í tó gbé síbí kan sí ẹnu. Mo lè jẹ ẹran bí mẹ́ta àbí mẹ́rin. Bẹ́ẹ̀ ni bí mo ṣe máa ń jẹ níyẹn. Mo wa ń rin rara. Jẹ́ n ti ẹ́ dán wo. Ki ma tí è jẹun rarara, ki n wa ǹkan mi jẹ. Mo ṣàkíyèsí kankan. Nígbà tí mi ò jẹ ẹran mọ́, ara mi fúyẹ́. Mo tún ní okun àti agbára sí Tí bá jẹun, oúnjẹ mi máa délẹ̀ dáadáa. Ìgbà mi máa sún orun àlàáfíà. Ó ti sú mi dé bí wípé oríṣìíríṣìí ǹkan ni mo ti ń dán wò ní ilé ìdáná. Oríṣìíríṣìí ǹkan ni mo le dà pọ̀ tí mo lè ṣe. Mo ti mọ bo ṣe ń ṣe ẹ̀wà dáadáa. Mo ti mọ bí wọ́n ṣe ń fi ẹyin ṣe oríṣìíríṣìí oúnjẹ. Mo ti mọ bí wọ́n ṣe ń fi ẹja dára lórí oúnjẹ. Kódà àwọn adùn oríṣìíríṣìírisii tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń bá ti fẹ́ ẹran sí, kò tí lè dùn. Nísìn bayi, gbogbo ẹ̀ ló ń dùn lẹ́nu. Bí mi ò jẹ ẹran mọ́ yìí, ìyẹn ò ní pé ǹkan kan ṣẹlẹ̀ o. N kò ná, ìná ò fi ń wù mí pé aà, jeun wa yíká mi. Ẹran tí mò ń jẹ yìí, àwọn ẹran kan ló ń pa. Kó to di pé mo rí àwọn ẹran yìí jẹ. Àti wípé owó tí mo fi ra ẹran yen gan, tí bá tú fi ṣe ǹkan mi, kò ní bu mi lọ́wọ́. Kò ní ní ǹkankan ṣe fún mi. Mi ò ní sọ pé mi ò kí ń jẹ ẹran rara o. Mo máa ń jẹ lekọ̀kan. Torí pé kíni tí mo bá lọ sí ìnáwó, tó bá jẹ́ pé ẹran na fi fún wa lóúnjẹ, mo máa jẹ ẹ́. Àmọ́, ó máa n dà kí èèyàn máa wọ àgọ́ ara èèyàn. Ó lè jẹ́ pé ǹkan tí èèyàn ti ń jẹ láyi mo ye ìgbà, òun ló ń fa àìsàn sí èèyàn lára.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ ni o. Ó hàn lára àwọn nǹkan tó máa ń mú mí dùn, tó bá jẹ́ pé ibi tí mò ń lọ, ọkọ̀ òfurufú ló lè gbé mi dé ibẹ̀. Tí bá máa, tí bá máa ra, tí bá máa mú ààyè, níbi tó jẹ́ pé màá ti máa rína rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níta. Ṣe ri ààyè yẹn kò kan ṣe pé eyàn jókòó lásán. Rárá, eyàn máa rí ohun mèremère, àwọn nǹkan tólọ́un dá. Ṣé ilẹ̀ tó hàn lẹ́lẹ̀ ni mo fẹ́ sọ pé mò ń wò ni? Àbí omi tó jẹ́ pé ó rẹwà lóríṣiríṣi? Tàbí nígbà mìí, láti ọkọ̀ òfurufú yẹn, eyàn lè rína rí àwọn ilé jàǹkàn jàǹkàn tan kọ́, àwọn ìlú oríṣiríṣi tí ó ń ṣèlú ti ẹni kan. Bẹ́ẹ̀ ni. Ah! Ìgbà mìí tí eyàn ba wole nínú ọkọ̀ òfurufú tí eyàn bá wọlé, ah inú eyàn á dùn, ọkàn eyàn á balẹ̀. Òòrun gan a rán ṣojú, òòrun a rán sí gbogbo nǹkan, wà á lè rí nǹkan dáadáa gbogbo. A wa, a wa rẹwà lọ sua. Ìgbà mìí gan, lórí pé mò ń wò nǹkan, mò ń wò ta, nǹkan tó bá ṣẹlẹ̀ legbẹ̀mi, mi ò ní mọ̀. Ìgbà mìíràn, ó máa ń fún mi ní agbára pé gbogbo nǹkan ó wà létò. Bá ṣe gbórí lé ara òfurufú, ara mi á balẹ̀. Gbogbo nǹkan tó jẹ́, tó dàbí ìnira fún mi tó wà nínú ọkọ̀ mi. Ẹ̀jo o, tí iná Ọlọ́run bá tán sára ẹ̀yàn, gbogbo ẹ́ lọ́ máa yọ̀. Àára eyàn á balẹ̀. Paapàjùlọ, ó l'àwọn ìlú kan tó jẹ́ pé mi ò tíì dé bẹ̀ rí. Ṣẹ́rí pé eyàn wá jókòó sí ẹ̀gbẹ́, tí eyàn jókòó sí nílẹ̀ fèrèsé nínú ọkọ̀, ọkọ̀ òfurufú yẹn, hm, eyàn á máa rí àwọn ìlú yẹn, àwọn ìlú pẹ̀l'ẹwa ti ẹ̀, àwọn ìlú pẹ̀lú gbogbo nǹkan mèremère tí ẹ. Ejọ, ṣe àwọn àpáta tó jẹ́ pé ó tóbi dáadáa ni mo fẹ́ sọ ni? À bá àwọn ìyẹ̀pẹ̀ tó lọ sọ́ wa, abòmi ni mo fẹ́ sọ. Àbí wí tí gbogbo, tí gbogbo ẹkún lọ sua. Gbogbo nǹkan mèremère l'eyàn lè rí. Gbogbo nǹkan mèremère ni ìyàn lè rí tí ìyàn bá jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Báwo ni ìgbéyẹwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ṣé rí ìgbéyàwó iṣẹ́ mi tó kẹ́yìn? Kódà èmi ni mo mọ nǹkan tí ojú mi rí. Ó dẹ́rùbà mí o, àmọ́ ó tú lá mi lóyè. Kótó di wipe a tí ẹ bẹ̀rẹ̀ ìgbéyàwó náà, ẹrù ti ń bà mí. Pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe, gbogbo owó tí mo ná, gbogbo nǹkan tí mo wá, gbogbo nǹkan tí mo mọ̀ lórí ilé iṣẹ́ tí mo ti fẹ́ ṣiṣẹ́. Ṣé gbogbo ìbéèrè tọn máa bí mi ni o? Àbí ìdáhùn té mi gan fẹ́ sọ ohun ni mi ò rò ni? Àbí ewo gangan nù ẹ? Gbogbo ẹ̀ ni mo ti há sórí o, àti agbára àti nǹkan tó fẹ́ dàbí ìpè ó fẹ́ kú diẹ ka to àti gbogbo ìrírí tó jẹ́ pé ó lè wáyé lára ìgbéyẹ̀wó yìí, gbogbo ẹ̀ ni mo ti rí á sórí. Àmọ́ síbẹ̀ náà nkọ, mò ń gbọ̀n ni, ẹrú ti bà mí. Hmm. Ìgbà tí ọjọ́ ìgbéyàwó yìí máa dé, inú mi ń dùn, bẹ́ẹ̀ náà ni inú mi sì ń bàjẹ́ bí mo ṣe wọ yàrá tó máa ti gbé iṣẹ́ mi yẹ̀ wò, tí mo ń gbogbo àwọn adájọ́ tó jókòó. Mo bá ṣe bí i pé mo mọ nǹkan tí mo fẹ́ ṣe. Bẹ́ẹ̀dẹ̀ re ẹrú ti ń bà mí, àyà mí ti ń ṣe gbigbi. Ó fẹ lẹ́ dìẹ fún mi gbá ná. Ìṣẹ́jú díẹ̀ kó tó di pe abẹ̀rẹ̀. Pẹ̀lú ọ̀rọ̀ kékeré, mọ̀-mi-mọ̀-ẹ́ ẹ ń tábẹ́rẹ́. Ara mi ṣẹ̀ṣẹ̀ wá ń balẹ̀ díẹ̀díẹ̀ nígbà tí mo rí pé àwọn adájọ́ náà kò ṣe pé àwọn tojẹ pe wọn máa gbá iná jẹ ni. Àwọn apá kan ìgbéyẹwó yẹn ò lọ dí dáadáa. Mo ṣàlàyé gbogbo iṣẹ́ tí mo ti ṣe tẹ́lẹ̀, àwọn nǹkan tí mo lè ṣe àtàwọn nǹkan tí mo lè dà sí ilé iṣẹ́ náà. Mo tún fún wọn ní gbogbo àwọn nǹkan tí ó fẹ́ dàbí ìníra fún mi. Mo dẹ̀ fún wọn ní àwọn ọ̀nà tí mo gbà tí mo lè gbà ṣe ìyanjú ẹ̀. Wọ́n rí mi, àwọn mi, wọ́n kọrin mọ́lẹ̀. Ẹ̀lòmíràn wò mí, kò sọ nǹkan kan. Apá kejì fẹ́ le díẹ̀. Ó láwọn ìbéèrè kan tó jẹ́ pé mi ò mọ̀ itumọ̀ ẹ. Kódà mi ò rètí pé wọ́n máa bèèrè irú ìbéèrè yẹn lọ́wọ́ mi. Àwọn mi dèré mi ò mọ̀. Ìgbà tí màá ma gbọ́ ìròyìn lọ́jọ́ kejì sí ọjọ́ kẹta, tẹ́rù tí ẹ ti ń bà mí pé mi ò ní ṣe dáadáa. Ìgbà tí màá ma gbọ́ ìròyìn tọ fún mi ní èsì ìgbéyàwó tí mo ṣe, bó ṣe ni wọ́n ti mú mi nìyẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ìgbà tí mo lọ kẹ́yìn tí mo lọ wo dókítà ìle eyín, a máa tó bí oṣù díẹ̀, oṣù mélòó kan sẹ́yìn. Kò ṣe pé ọ̀rọ̀ bàbàrà kan ló gbé mi dọ́dọ́ dókítà eleyín o. Kódà mi ò ní ìdààmú eyín, àmọ́ mo kọ lọ bẹ̀ kí n lọ wo bí àyè wo ni ka bá mi wo àlàáfíà eyín mi. Ó ní ǹkankan tí mo ti mọ̀ lọ́jọ́ tó tipẹ́ pé a ti mà lọ sọ́dọ̀ dókítà eléyín ní gbogbo ìgbà ó ṣe pàtàkì gan, kí èèyàn lè bá mọ àlàáfíà ti eyín wa, torí pé kínni a ń fọ eyín a fin jẹun a fi fọ́ ǹkan a fi ń gé ǹkan ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni eyín báwa ṣe, tí ò bá sí eyín a ní lè sọ̀rọ̀ dáadáa. Bẹ́ẹ̀ni, ó dáa kí èyàn lọ máa wo àlàáfíà eyín. Ṣé rí, nkankan nípa eyín ni pé tó bá máa bẹ̀rẹ̀ wàálẹ̀, kò ṣe pé ó kò máa bẹ̀rẹ̀ lójijì o, rárá o. Díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ ma máa ṣe wàhálà tí tó fi máa dì ńkan pé à ń yún eyín, àwa máa sún wa dé ọ̀dọ̀ dókítà eleyín. Ó ní ìgbà kan tí mo rántí, ẹ̀rù tí ń bà mí kódò di pé mo lọ rí dókítà eleyín. Tó bá ti jẹ́ pé mo mọ̀ pé àwọn dókítà náà wọn mọ̀ ǹkan tí wọ́n ń ṣe, wọn ò bẹ̀rù pé iṣẹ́ táwọn ṣe rárá, wọn ò bẹ̀rù ǹkan kan. Ó ní ǹkan tó máa ń dẹ́rù bà mí nípa wọn. Tó bá ní dùbúlẹ̀ síbẹ̀ yẹn jẹ́ wo eyín ẹ, àh! Wọ́n ti tọ́ mi. Ẹ̀rù a máa bà mí, màá ma gbọ̀n láìṣe pé mo já'lẹ̀. Mo ṣà ma gbogbo ọ̀nà láti fi ara mi balẹ̀, mọ̀ pé báwo ni eyín mi ṣe máa rí, ṣe kó ṣe po maa ní àwọn fẹ́ yọ. Ìgbà tí mo dé bẹ̀, àwọn òṣìṣẹ́ ní, àwọn òṣìṣẹ́ yẹn rẹ́rìn sí mi, wọ́n ṣọ́yàyà mọ́ mi, wọ́n fà mí mọ́ra. Wọ́n sì fi gbogbo ǹkan hàn mí, mo ní kí n má bẹ̀rù pé kò sí ǹkan kan. Pé kíákíá ló àwọn máa ṣe gbogbo ǹkan tí àwọn máa ṣe. Tí ó bá ti di pé wọ́n ń yọ eyín, wọn kò lè fún bíi àbí ogun tàbí kọ́ni kí n kan ǹkankan sí eyín yẹn. Mo ní ó dáa, kò sí wàhálà. Ìgbà tí mo rí dókítà, tó tán náà wọ eyín mi, wọ́n ní kò sí ǹkankan. Ọkàn mi ti balẹ̀. Dókítà tún ní àmọ́, mo ní àh! Ọkàn mi tún lọ sókè. Wọ́n ni àmọ́ pé kí n má wá, bóyá ẹ̀ méjì inú oṣù ni kí wa máa wo àlàáfíà eyín mi kí ǹkan kan bá lè má ṣẹlẹ̀. Ṣé rí a ti gba yẹn báyìí. Mi ò fi ọ̀rọ̀ eyín ṣeré o. Eyín dẹ̀ nìkan kọ́, gbogbo àgọ́ ara mi ni mi kì í fi ṣeré.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní ọ̀pọ̀pọ̀ ọ̀nà? Oúnjẹ sísè jẹ́ ǹkan tó ṣe pàtàkì gan ní ayé ẹ̀dá, àmọ́ kò ṣe pé ní dandan ni òo. Ìyẹn ni pé tí èèyàn ò bá rí oúnjẹ, èèyàn ò ní gbé ilé ayé. Rárá o, kò rí bẹ́ẹ̀. Ìyẹn nílò oúnjẹ. Oúnjẹ ṣe pàtàkì gan, torí pé kí ni? Ó ń fún ara ní okun àti agbára. Ìgbà mìíràn, tí ara bá fúyẹ́, kí èèyàn jẹun. Ìgbà mìíràn, tó bá rẹ èèyàn, kí èèyàn jẹun. Ní ìgbà mìíràn, tí èèyàn ò bá mọ ǹkan tí èèyàn fẹ́ ṣe, tí ara bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n, èèyàn ò lè kojú sí ǹkan tí èèyàn ń ṣe dáadáa, èèyàn nílò oúnjẹ. Ó wá lójú oúnjẹ tí èèyàn lè sè. Ó ní bi èèyàn ṣe lè sè é, kò ń ṣe gbogbo oúnjẹ ni èèyàn, ni èèyàn sè bó bá ṣe wu èèyàn. Oo ni àwọn oúnjẹ mìíràn tí èèyàn máa sè tó máa dáná èèyàn. Oni àwọn oúnjẹ mìíràn tó jẹ́ pé tí èèyàn bá jẹ báyìí, bíi kí èèyàn tu padà ni. Ní ayé, ayé ni ayé tẹ́lẹ̀, láyé ìgbà kan, oúnjẹ jẹ́ ǹkan tó jẹ́ pé ojoojúmọ́ ni kí èèyàn máa jẹ. Kí èèyàn ó máa jẹ oúnjẹ ní tútù kò dá, torí pé kí ni? Tí a bá sè oúnjẹ náà, a ti pa gbogbo kòkòrò, gbogbo àìda tó wà nínú oúnjẹ, iye oúnjẹ tútù. Ka dáná lásán gan ń ṣe pàtàkì, torí pé kí ni? A ní ná owó púpọ̀. Ìyẹn ni pé owó tó yẹ kí á fi ra oúnjẹ níta. Nígbà tí a bá sè oúnjẹ nílé, ṣé rí pé a ná owó púpọ̀ níì yẹn. Tí a bá wá ní pé oo lójú àwọn oúnjẹ tí èèyàn lè máa jẹ lójoojúmọ́, oúnjẹ tá a sọ tó jẹ́ ni tútù, ìyẹn ni bí èso, tí a bá wọn ẹ̀fọ́, irú oúnjẹ bẹ́ẹ̀ ni èèyàn lè máa jẹ, pe ní tútù. Ìgbà mìíràn de re, oo ni àwọn oúnjẹ kan tí èèyàn oo le jẹ́ ní tútù, àwọn bí ìrẹsì, ẹ̀wà, iṣu, ẹran, a gbọdọ̀ sè é dáadáa. Bí bẹ́ẹ̀ kọ́, ó lè fa inú rírun, ó lè fa àìsàn bẹ́ẹ̀ni. Aimọ̀ye kòkòrò tó sápará, tó sápará wọ inú oúnjẹ, tó jẹ́ pé ó di igbá tí a bá tó gbe ka ná, ka tó lè jẹ́ tàbí kó tó lè ṣiṣẹ́ dáadáa lára. Tí a bá sè oúnjẹ dáadáa, adùn a jáde, èèyàn lè gbádùn oúnjẹ tí èèyàn bá sè. Tí oúnjẹ ò bá, tí wọ̀n oo bá sè oúnjẹ dáadáa, hm, èèyàn lè yi danu, torí pé kí ni? Oúnjẹ tí ó dùn tí wọ̀ ṣe dáadáa, àǹfàní wo ló fẹ́ ṣe fún ara? Ní àṣà Yorùbá, oúnjẹ sísè jẹ́ ǹkan tó jẹ́ pé a fi ń pọ́n ara wa lé, a fi ń fífẹ́ hàn sí ara wa, pàápàá jù lọ, oúnjẹ tó bá sè nílé. Ìgbà mìíràn, àwọn ẹbí mìíràn, ó lè jẹ́ pé ǹkan ti oó máa kó wọn jọ ni oúnjẹ. Bẹ́ẹ̀ni, oúnjẹ máa ń kó ẹbí jọ. Àṣà àti ìṣe náà ni. Ìgbà mìíràn ẹlòmíràn lè lọ jẹ oúnjẹ níta, pàápàá jù lọ ayé ìsìn. Oúnjẹ itá o ti ń mo elómi lára boya kò ráyè láti lọ bísẹ́ ni oo àti dáná tàbí kò níyàwó lè ati dáná, àbi ohun gan fún ra re kọ̀ mọ̀ ina dá, yálà ọkùnrin ni àbi obìnrin ni, wọ́n wá lọ ra oúnjẹ níta. Ṣé rí pé ó ti ń ná owó nìyẹn. Àmọ́ tí èèyàn bá se oúnjẹ gidi nílé, tó jẹ́ pé èrò jẹ ẹ pé, bí èèyàn ṣe wọ̀n ń pé, adùn tí èèyàn fẹ́ fi sínú oúnjẹ gan kò tíì bàjẹ́ tí èèyàn máa fi dáná. Inú èèyàn á dùn, ara èèyàn á yágájá, èèyàn oní ri ógun pé àìsàn ṣe èèyàn àbí àìsàn ò ṣe èèyàn. Oúnjẹ sísè ò dáa, àmọ́ bí kí a máa ra oúnjẹ níta tàbí kó jẹ́ pé ṣe dandan ni kí èèyàn dáná àbí kí èèyàn má dàáná, ìyẹn ò sí níbẹ̀

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ rí ilé ayé yìí, hun, wàhálà pọ̀. Mo kàn wo ago oun, kò ń dúró sójú kan. Gbogbo nǹkan là fọkàn sí. Inú èèyàn, ọkàn èèyàn ò bá lẹ̀, ojoojúmọ́ léèyàn fi ń ronú, báwo ni èèyàn ṣe le dà nínú ayé yìí? Ta a bá ṣe ìsọdọ̀tun ọkàn, ara máa rẹ wà, inú wa ò ní dùn, ayọ̀ wa ò ní kún. Ẹlòmíì tó bá lọ ibi iṣẹ́, a kọ̀ máa wò ó ni, kò ní le ṣiṣẹ́, torí pé kí ni, ọkàn ò bá lè, ó ń ro nǹkan mẹ́ta sí mẹ́rin, gbogbo ẹ̀ ló ń ro lè e kan náà. Ṣé wá rí ká máa tọ́jú ọkàn wa, pe ka a máa fi ara wa balẹ̀, ká máa fún ọkàn náà ní ìsinmi lórí ìronú. Ìgbà mi, a lè ka ìwé, ká fi kọ́ ọgbọ́n, ìyẹn tún lè jẹ́ kokan tun bá lẹ̀. A ti mọ̀ pé, ọkàn wà lórí nǹkan èèyàn kan tí èèyàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni. Ìgbà' mi de re, èyàn lè gba àdúrà ṣẹlẹda e, kí, fún kí gbogbo nǹkan kó ba lè da. Ìgbà' mi, tí èèyàn bá dìde, tí èèyàn náà apá, tó na ẹsẹ̀, ọkàn á balẹ̀, èèyàn á rí nǹkan imi ro, kódà ó lè máa ro nǹkan kan. Bẹ́ẹ̀ ni, ọkàn á fi balẹ̀ ni. Ìgbà' mi dẹ́ re, tó bá wa ǹ tá tàbí tó lọ gba atẹ́gùn níta, tó ń wo ìrírí, tó ń wo káàkiri gbogbo nǹkan tó yí ẹ ká, torí pé kínni, ìgbà'mì tí ọ̀rọ̀ bá ti pọ̀, tí nǹkan bá ti pọ̀jù lórí ọkàn, èèyàn ò ní mọ̀ gbogbo nǹkan tó wà láyi ká èèyàn, kódà èèyàn ò ní ṣàkíyèsí bóyá ewu ń bọ̀ àbí ewu ò wá. Àmọ́ nígbà tí wọ́n bá bọ́ta, tí iwọ́ na rìn káàkiri, tó gba atẹ́gùn àlàáfíà, wà á le sọ pé, nǹkan báyìí, nǹkan báyìí lo mọ̀ nípa ibi tó ń gbé ni o, àbí tó rí láyi ká ẹ. Tí èèyàn tó bá wá jókòó, tí èèyàn ń ronú nǹkan èèyàn kan, bóyá báwo ni mo máa ṣe là, tàbí, àbí kí ni gbogbo nǹkan tí mo ti ń ṣe bọ̀, ṣó dà? Kí èèyàn mú ìronú kan, kó tó mú ìkejì, kò ṣẹ́ pé ó jan gbogbo ẹ po, ọkàn náà lè balẹ̀. Ìgbà'mìí, kí èèyàn béèrè ìrànlọ́wọ́ láti olólùfẹ́ èèyàn tàbí onítọ̀sọ́nà èèyàn, ìyẹn máa ń jẹ́ kankan náà, kó balẹ̀. Bẹ́ẹ̀ni, ọkàn èèyàn á balẹ̀, inú èèyàn á dùn. Páàpa júlọ tí èèyàn bá fi ọ̀rọ̀ lọ, ó rẹ́ni fọ̀rọ̀ lọ. Bẹ́ẹ̀ni, ìgbà'mìí, tí a bá kọ jókòó, ta bá ronú, gbogbo nǹkan tí ó dà ní'le ayé mi, jẹ ẹ̀ n yà fí ẹ, jẹ ẹ̀n fí lẹ̀, má jẹ́ kí n ro mọ́, ọkàn èèyàn á balẹ̀, èèyàn ò ní gbó jú ọjọ́ orí èèyàn lọ. Bẹ́ẹ̀ni. Tàbí tí èèyàn bá jókòó, tí èèyàn ń gbọ́ orin, kò ṣẹ́ pé orin náà, a, áriwo ẹ̀ a pọ̀, kó kan rọra máa dùn, kí ẹ̀yàn rọra máa gbádùn orin náà, ọkàn èèyàn á balẹ̀ r, èèyàn á rí nǹkan imi ro, tàbí kí èèyàn kiri káàkiri, lọ sí ìlú oríṣìíríṣìí, lọ wo nǹkan tó ń ṣe ń bẹ̀, lọ wo nǹkan tó ń ṣe, tó fi ń mú'nú ara wọn dùn, tó fi ń dá, tó fi ń dá, tó fi ń dá ara wọn yá. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó lè jẹ́ kí ọkàn, gbogbo nǹkan tí èèyàn kó lọ́kàn tó jẹ́ pé ó fẹ́ pọ̀ jù tàbí ó fẹ́ gé ji ẹ̀mí èèyàn, kó wá'lẹ̀. Bẹ́ẹ̀ni.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ayé ìsìn ojú ìbòjú ó wà káàkiri. Bẹ́ẹ̀ni. Àmọ́ iye àwọn èèyàn ló máa ń wo fóònù wọn iyẹn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lára àárọ̀, èmi náà jẹ́ kan nu wọn. Tí bá ti jí láàárọ̀, tí mo ti ṣàdúrà mi tí mo fẹ́ ṣe, fóònù mi ló kàn. Bẹ́ẹ̀ni, fóònù mi ló kàn. Tí bá tún ti dé ibi iṣẹ́ náà ń kọ́, kọ̀ǹpútà tó wà ní ibi iṣẹ́, ìtùntẹ̀júmọ́ yẹn náà, bí mo ṣe ń ṣe yẹn, náà ni màá máa ṣe ti fóònù mi. Àwọn ọmọ ilé ìwé ń gbá mi gan-an. Tó bá máa ka ìwé, tó bá jẹ̀ máa kọ́ nǹkan, orí fóònù yìí náà ni. Bẹ́ẹ̀ni. Ìgbà mí dẹ̀re, tí bá dé ilé mi, tàbí mo wà níta, tẹlifísàn ni n tú rójúmọ́. Ojojúmọ́ ayé mi ni mo fi rán ojúmọ́ ojú ìbòjú. Bẹ́ẹ̀ni. Sẹ́rí gbogbo nǹkan ayélù dára, gbogbo nǹkan tó ti wà ní ayé ìsìn, orí fóònù ló pọ̀ sí. Bẹ́ẹ̀ni. Kódà gbogbo nǹkan tí èèyàn fi ń ṣe eré, bí i ayò, bí i lúdò, bẹ́ẹ̀ni, gbogbo rẹ̀ ló wà lórí fóònù. Bẹ́ẹ̀ni. Kódà tí èèyàn bá fẹ́ ra nǹkan, orí fóònù náà le èèyàn ó tẹ̀júmọ́. Tí èèyàn ó fi ra nǹkan tí èèyàn ó fẹ́ rà. Torí pé ní ayé ìsìn, kó ṣe gbogbo èèyàn ni ń lọ sójà mọ́. Bẹ́ẹ̀ni. Ibi kibii tó bá wà, o lè ra nǹkan lórí fóònù rẹ, lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni. Wọn á sì gbé wá, wá ká ẹ mọ́lé. Bẹ́ẹ̀ni. Báye ìsìn ṣe ri nìyẹn. Sẹ́ wá rí, kí èèyàn máa ma rań júmọ́ ìbòjú lọ́pọ̀lọ́pọ̀ kò dára. Bẹ́ẹ̀ni. Àmọ́ kí ni èèyàn fẹ́ ṣe sí i? Paa pà jú lọ, tó bá jẹ́ pé nǹkan tí èèyàn fi ń gbelé ayé nìyẹn. Àmọ́ ara àwọn nǹkan tó, tí ò dá nípa pé kí èèyàn máa gbé gbogbo ojú lé fóònù. Alákọ̀ọ́kọ́, ó lè fa orí fífọ́, kó rí máa fọ́yàn. Bẹ́ẹ̀ni. Torí pé kí ni, iná ojú fóònù, ojú ni ń tàn sí yóò sì máa fọ́yàn lórí. Ìgbà mí èèyàn o ni kò bi ara sí bí èèyàn ṣe jókòó. Ẹlòmíí lè jókòó, ó ti gbàgbé ara. A máa tẹ fóònù, tàbí kó máa tẹ kọ̀ǹpútà, kò ní rọ̀ pé bí òun ṣe jókòó. Boya ó lè ba ẹ̀gbẹ́ òun jẹ́, tàbí kó ba ọrùn òun jẹ́. Ìgbà mí dẹ re, ẹlòmíì ò ní iṣẹ́ mí tó yẹ kó ṣe, ju kòó gbe igba fóònù ló kó máa tẹ̀. Tí èèyàn bá tún ranjú mọ́ fóònù jù, tàbí tí iná bá tàn sójú èèyàn jù, bẹ́ẹ̀ni, bí èèyàn ń wo tẹlifísàn jù, tàbí èèyàn ń wo fóònù jù, ó máa ń ba ọrùn jẹ́. Èèyàn ò ní lè rún ọrùn gidi sun. Torí pé kí ni, iná tí èèyàn bá di ojú, iná yẹn ni èèyàn ó mo orí. Bẹ́ẹ̀ni. Àmọ́, ìdàkejì rẹ̀ ni pé, ìyẹn ni pé ẹ̀yin tó dáa fún, àwọn èèyàn máa ń kọ́gbọ́n. Lórí pé àn wò fóònù, à bá àwọn nǹkan lórí fóònù. Ó máa ń ṣí òye ẹlòmíì. Nǹkan tí ẹlòmíì ò mọ̀, láti ìgbà tó ti bí i, orí fóònù ni ó ti mọ̀ ọ́. Ìwọ̀n tun wọ̀nsì ni kó jọba.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ṣé ẹ rí ọkọ̀ ojú irin yi? Ó pọ̀ gan. Ó jẹ́ ǹkan ti áwọn èèyàn sábà máa ń lò láti dé ibi tó ń lọ. Ìyẹn ni ayé ìsiń kódà láti ayé tó ti ń bọ̀ káàkiri gbogbo ayé. Ojojúmọ́ làwọn èèyàn ń lo ọkọ̀ ojú irin. Èmi ti lọ bí èèmejì àbi emẹ́ta rí. Iṣẹ́ ló dé gbé mi gba ọkọ̀ ojú irin. Ẹlòmíì lé má ì ti lo ráárá o, bẹ́ẹ̀ni. Ìgbà mí ì, ìyẹn bí ìru emi nísìń. Èèmejì tí mo ti lọ, tí mo ti lo ọkọ̀ ojú irin ni fún iṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ni pé mo lọ sí ibi kan. Mo lọ sí Ogun, ìlú Ogun. Mo lọ wo Olúmọ rock bẹ́ẹ̀, bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni èèyàn lè fi ọkọ̀ ojú irin dé, bá pàpajulo ibi tí èèyàn bá ń lọ. Ẹlòmíì gbádùn ọkọ̀ ojú irin ju ọkọ̀ orí ilẹ̀ lọ, bẹ́ẹ̀ni. Ẹlòmíì ó fẹ́ràn bí ọkọ̀ ojú irin bó ṣe ń sáré. Ẹlòmíì fẹ́ràn pé òun nìkan ló ń dàjoko. Kò ṣi eni tí ó ba ìrìnàjò rẹ̀ jẹ́. Kò sí pé òun gbẹ́yàn ṣẹ̀ṣẹ̀ tàbí wọ́n jókòó ní mẹ́rin márùn-ún. Olúkàlúkù ti ní àga tiẹ̀ tí ó jókòó sí. Ọkọ̀ ojú irin mi, ère tó má ń mú kódà kò dẹrùn. Ẹlòmíì sì fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀. Ẹlòmíì ò fẹ́ràn kó má a fọkọ̀ ojú irin kó máa fi lọ ibi tí ó bá ń lọ, bẹ́ẹ̀ni. Torí pé kí ni? Ibi tí ó ti ń sáré, tí ó bá lọ ré kọjá ìrìn kọ́, ìyẹn ni ẹlòmíì má ń ro tí ó kì í fẹ́ máa wọ ọkọ̀ ojú irin. Ìgbà míì gan tí èèyàn bá wà nínú ọkọ̀ ojú irin, àye awà fún èèyàn láti ro nú ǹkan tí èèyàn bá fẹ́ ṣe. Ibi tí èèyàn bá ń lọ, ọkọ̀ èèyàn á balẹ̀. Ọkọ̀ ojú irin yìí ó máa ń sábà jẹ́ ọ̀nà tó da fún èèyàn láti tètè dé ibi tí èèyàn bá ń lọ. Kò sí súkẹrẹ fà kẹrẹ ọkọ̀. Kò sí pé o gbá mi, ò gbá mi. Kódà ó lè gbé ju èrò, ó lè-- ó máa ń gbé ju èrò ọkọ̀ orí ilẹ̀ lọ, bẹ́ẹ̀ni. Ṣé wàá rí ǹkan tó tí wá fi da fún jù ni pé tí èèyàn bá fẹ́ ti ìlú kan lọ sí ìlú mi, ọkọ̀ ojú irin ó da gan. Ìyẹn á tètè dé ibi tí èèyàn lọ. Boya irìn tí ó yẹ kí èèyàn rìn fún wákàtí mẹ́rin, èèyàn á rìn fún wákàtí méjì, ṣé kò wà dà? Ní ìlú mi, ọkọ̀ ojú irin gangan là wón ń lò láti dé ibi ti won ń lọ. Kò sí ọkọ̀ ju-- kò sí ọkọ̀ tó ń lo lélẹ̀, ní bẹ́ẹ̀ni. Àwọn ọkọ̀ ojú mi, ọkọ̀ ojú irin, ṣọ ye yin, ọkọ̀ ojú irin, owó tiẹ̀ kò pọ̀ tó pé kí èèyàn wà ni ofurufu, bẹ́ẹ̀ni. Ẹlòmíì bẹ̀rù kó jẹ́ ọkọ̀ òfurufú ló máa wọ̀. Ẹlòmíì bẹ̀rù kó jẹ́ pé ọkọ̀ ojú irin ló máa wọ̀. Ẹni tí ó bá ń wọ olúkàlúkù ló máa ń wọ̀. Ọkọ̀ ojú irin kò kín sábà jẹ́ kí ẹni, kí èèyàn rí ǹkan tó ń ṣẹlẹ̀ níta. Ibi tí ó bá ń lọ ló ń lọ. Kò sí pé èèyàn kò máa kọlù ẹ. Kò sí pé òun gbọ́ pé ilé kejì ń jà kódà ààyè wa dà. Torí pé kí ni? Ibi kí ibi tó bá ti bẹ̀rẹ̀, tó bá jẹ́ pé ibi tí ó ti máa bọ́lẹ̀, ibẹ̀ ló máa dúró sí. Kò ní gbé ẹ kọjá ibi tí òun ń lọ. Kò sí pé èèyàn ṣìnà pẹ̀lú ọkọ̀ ojú irin ibi kí ibi tó bá lọ ló ń lọ.

Ṣé eyín máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni ò. Ah! Mi ò lè káye ìgbà tí eyín ti fọ́ mi, pàápàá jùlọ tó ti fọ́ mi lórí. Eyín jẹ́ ǹkan tó jẹ́ pé wàhálà ẹ̀ pọ̀ gan. Bẹ́ẹ̀ni, ǹkan kan ò gbọdọ̀ gún ẹ lẹ́yìn, èèrà kankan ò gbọdọ̀ rìn ẹ́ lẹ́yìn, a ti máa dùn ẹ́ ni. Ó sì jẹ́ ǹkan kan tó jẹ́ pé ó pọ̀ gan láwùjọ. Ìyẹn eyín ríro kó máa fọ́yan, àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti gba ibẹ̀ kú. Ẹlòmíì gàn ò ní lè sọ̀rọ̀ mọ́. Ṣẹ wàá rí eyín dídùn yẹn? Ó lè bẹ̀rẹ̀ láti kékeré, kò di ìnlá mọ́yàn lọ́wọ́. Ìgbà mìí ó lè wà, ó dẹ̀ lè lọ, ìgbà mìí dẹ̀ ré ó máa dúró pa sì yín lọ́rùn. Ìgbà mìír dẹ̀ ré, eyín lè ti máa jẹrà kí èèyàn máa mọ̀. Bẹ́ẹ̀ni, àwọn nǹkan tí ó sì máa ń fàá nígbà míì bóyá kí èèyàn máa fọyín dáadáa, tàbí kí èèyàn máa jẹun, kí èèyàn má tí ì fọyín rárá rárá rárá. Bẹ́ẹ̀ni, tàbí ṣé o mọ̀ pé gbogbo ìgbà ló yẹ kí èèyàn máa fọ eyín? Kí èèyàn lé èèyàn, kí èèyàn wá fọ̀ ó lénìí kó máa fọ̀ ọ́ lọ́la, kó máa fọ̀ ọ́ lọ́túnla, kí ọjọ́ kẹrin ló tó máa tó fọyín. Eyín máa bàjẹ́, ó máa ma dùn yàn ni. Ìgbà míì ó lè jẹ́ àìsàn kan tó ṣẹlẹ̀ sí ọ, tó jẹ́ pé ó múyàn níbi eyín. Ìgbà mìí dẹ̀ ré, ibi ìsàlẹ̀ eyín á wú, ètè á máa yọ, eyín tí ń dùn yàn nìyẹn. Ìgbà mìí ó dẹ̀ lè jẹ́ pé eyín yẹn ti fọ́, èyí lè máa fà á kí eyín náà máa fọ́yàn lórí, kó máa rò yàn. Tàbí kí èèyàn jẹ oúnjẹ tútù, tàbí oúnjẹ tó bá ti gbóná jù, ó lè fa eyín ríro. Tàbí kó jẹ́ pé oúnjẹ dúndún tí èèyàn ń jẹ, ó lè fa ìnira kí eyín máa dùn yàn. Kò wá dáa kí èèyàn má ma, kí èèyàn má máa mójútó eyín o. Èmi pàápàá mo máa ń mójú tó eyín mi. Torí pé kí ni, ko kí lè jẹ́ kí n jẹun ìgbà mí, mi ò ní lè sùn, mi ò ní lè gbájú mọ́ ǹkan tí mo bá ń ṣe. Kódà inú mi ò ní dùn, mi ò ní lè ṣọ̀yà bí mo ṣe máa ń ṣọ̀yàyà, mà kàn máa wò ni. Tí ń bá wá tètè tọ́jú ẹ bẹ́yẹn, ó lè di ǹkan mi ì mọ̀ mi lọ́wọ́. Bẹ́ẹ̀ni, àìmoye ìgbà tó jẹ́ pé mi ò tọ́jú eyín mi, tó jẹ́ pé ó máa máa fọ́ mi lórí ó máa máa ro mi débi gbogbo órùn mi. Tí ń bá tètè tọ́jú ẹ bẹ́yẹn, ó lè di ǹkan mi. Ìgbà mí tí bá lọ sí ilé ìwòsàn, tí dókítà eléyín bá bá mi wò ó, ó lè fún mi ní ògùn tí mo máa lò. Àmọ́ ìyẹn ó ní pé kí ǹkan kan tó ń ṣe mí kó lọ. Torí pé kí ni, eyín dúndún ó máa n wá ó máa lọ ni. Bẹ́ẹ̀ni, yálà kó wá kó lọ tàbí kó dúró pa ní. Bẹ́ẹ̀ni, ìgbà míì, dókítà eléyín ó lè fún mi ní omi tí màá ṣú sẹ́nu fún àsìkò díẹ̀ tàbí ìgbà díẹ̀ iye ìṣẹ́jú. Ó lè ní kí n dìí sẹ́nu fún ìṣẹ́jú márùn-ún àbí mẹ́wàá kíi n tó tuú dànù. Bẹ́ẹ̀ni, ìgbà mìí dẹ̀ ré, dókítà ṣàlàyé kan fún mi pé tí ẹran tàbí oúnjẹ tó bá há sí àárín eyín, ó máa ń jẹ́ kí eyín dùn yàn. Ọ̀nà tó wà ní kí n máa gbà kí n máa mú omi, kí n máa mú omi tó pọ̀, kí n dẹ̀ lọ, kí n máa lọ sí ọ̀tọ̀, kí n máa wá fún, kí n máa wá fún sí ilé, ilé ìwòsàn. Bẹ́ẹ̀ni, kí wọ́n bá mi wo eyín mi bó ti ẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ tàbí ẹ̀mẹrin lóṣù kí wọ́n bá lè.mọ̀ pé lááfíà léyín mi wá.

Ṣé o máa ń jẹ gọmù? Bẹ́ẹ̀ ni o, mo máa ń jẹ gọmu. Ìgbà míì, mo lè jẹ́ boya ni ẹmerin lọ́sẹ̀ kan. Ìgbà mi dẹ̀ re ole jẹ́ gbogbo ọ̀sẹ̀ ni mo máa fi jẹ gọmu. Èmi o, ó lóríṣiríṣi nǹkan tó máa ń fà tí mo máa fi jẹ gọmu. Nígbà mi, boya to bá jẹ́ pé láàrọ̀ tí bá gbo orun ẹnu mi, tí bá rí pé, "àh! Bóyá ó ń rùn bákan bákan," mo lè jẹ gọmu eyẹn tó bá ní adùn nínú. Ìgbà mi mo máa ń jẹ gọmu láti kọ fi fi ara balẹ̀ tí ń ba ni nǹkan tí mo fẹ́ ṣe. Kíkọ́ fi ko ironu kúrò ní ọkàn mi, mo máa jẹ gọmu. Ìgbà mi dẹ̀ rí tí ó bá jẹ pe ó ti rẹmi sára, mo fẹ́ wá ńkàn mi ṣe, mo lè jẹ gọmu. Ìgbà mi tí mo bá ń jẹ gọmu, ìgba yen gangan máa le mójú to nǹkan tí mo ṣe. Bẹ́ẹ̀ ni, ìgbà míì mo lè jẹ gọmu tí bá ti gọmu tí bá ti jẹun tán. Ìgbà mi dẹ̀ rí, ó lè jẹ́ pé bóyá mo mú nǹkan kan tó korò, bẹ́ẹ̀ ni, mo máa jẹ gọmu. Ṣé rí gọmu yẹn tí èèyàn bá jẹ, o máa gbà mí o máa pa gbogbo kòkòrò ẹnu, gbogbo kòkòrò tí èèyàn ti jẹ. Bẹ́ẹ̀ ni, lára oúnjẹ ó máa ń pa ọgbẹ́ rẹ̀. Papa ju lọ, gọmu tó jẹ́ pé kò ní adùn nínú. Bẹ́ẹ̀ ni, ó da kó máa, ó máa, ó da lára tí èèyàn bá jẹ́ ajẹ́jù ẹni o gbọdọ̀ pọ̀jù. Tí èèyàn bá tún jẹ gọmu, ìtọ́ ẹnu máa ń pọ̀ si. Bẹ́ẹ̀ ni, ìtọ́ ẹnu sì ni, ó máa ń dá, ó máa ń jẹ́ kí gbogbo dọ̀tí ẹnu, gbogbo dọ̀tí ahun ẹnu gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, èèyàn a lè ríi tú dà nù. Àmọ́ dókítà mi ti sọ fún mi, ó ti ṣàlàyé àwọn nǹkan kan fún mi pé, ẹ̀, gọmu tó bá ní adùn nínú, ó lè bẹ́ yín jẹ o. Bẹ́ẹ̀ ni, ó lè jẹ́ kí yín máa ròyàn. Ìgbà mi tí bá jẹ gọmu tó bá sú mi, orí á máa fọ́ mi. Bẹ́ẹ̀ ni, ó ní kò dà ká jẹ gọmu dé ibi pé kò ní ko nǹkan kan lẹmọ́. Ìgbà mi, agbọn lè máa fọ́ yàn, kó máa ro eyàn lórí pé èèyàn jẹ gọmu. Ìgbà mi dẹ̀ rí tí n bá jẹ gọmu igbà mí, mo lè má mójú tó nǹkan tí mo ṣe o. Ọkàn mi á kan wà níbò mii mo ti jẹ gọmu lọ. Àwọn òbí mi nígbà mi máa ń sọ pé mò ń jẹ gọmu bí ọmọ tí ò lẹ́ko, kí ni mo fẹ́ ṣe? Ẹ̀lọmìí dẹ̀ máa wù mí báyi, ó máa pòṣe, wáani eléyii. Kò è ṣe ọmọ gidi lórí pé mò ń jẹ gọmu. Ẹ̀lọmìí dẹ̀ re ó ti rí, ó ti ní rírì, ó ti rí rírì pé kò ń ṣe nǹkan kan. Oúnjẹ mi tun niyen. Ṣé rí gọmu yẹn nígbà mi tí ẹnu bá ń rùn, tí èèyàn bá jẹ gọmu, kò kì í jẹ́ kó rùn mọ́. Àmọ́ ìyẹn ò ní kí èèyàn máa fọ̀ yín o. Ó ṣe pàtàkì dáadáa. Ìyá mi ti ṣàlàyé fún mi pé kí i, kí rora máa jẹ gọmu torí pé nígbà mi tí ń bá jẹ, bí mo ṣe ń jẹ ariwo re máa ń bí àwọn inu. Kò de tú dà kí èèyàn tún máa gbé gọmu mi. Èmi ò kín gbé gọmu tẹ̀mí mi o. Bẹ́ẹ̀ ni, èmi ò ń gbé mi. Tí bá ti jẹ tán torí pé mo ti jẹ gbogbo adùn ara ẹ̀ tán, ẹhẹ́n, màá ṣèṣè wá sọ́ nù. Bẹ́ẹ̀ ni, ìgbà mi tí ń bá rí nǹkan jẹ, mo lè jẹ gọmu. Tàbí tí ó jẹ́ pé mò ń jẹ ẹnu, mi dẹ̀ fẹ́ máa jẹ ẹnu mọ́, màá lọ ra gọmu, màá jẹ.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, iṣẹ́ tí mo ti e máa ń ṣe ni pé kí n máa kọ ìròyìn. Lálàkọ́kọ́, ṣé ẹ rí ìròyìn tí mo máa ń kọ? Ó máa ń dàbí ìrántí. Bẹ́ẹ̀ni, ẹni tó bá wá fáìlì tàbí ẹni tó ba fẹ́ mọ nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ kan, lásìkò kan, ìròyìn tí mo kọ yìí ló máa jẹ́ kó mọ̀. Ìròyìn yìí máa ń jẹ́ ká mọ̀ bi orò ṣe ṣẹlẹ̀ sí, àwọn ti won wà dí ọ̀rọ̀, bi won ṣe p'enu pọ̀, bi won ṣe sọ̀rọ̀, ibi ti won dà sí, ibi ti won ro sí, ìròyìn yẹn ló máa ń jẹ́ ki won mọ̀. Paapà jùlọ fún ẹni tí ó, tí ò sí níbẹ̀ ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ìròyìn yìí kò ní, kò sí àwíjàre kankan, kò ní sí pé èèyàn kan parọ́, kò ní sí pé èèyàn kan ò sí níbẹ̀, ó wa ń d'ogbon pé òun wà níbẹ̀. Ìròyìn yìí ló máa tú àṣírí náà, òun ló máa ń jẹ́ kí gbogbo nǹkan yé wa yégéyegé. Ṣé ẹ rí ìròyìn yìí Ó máa ń dà lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni? A lè gbọ́ ara wa ye, kò ní sí àríyànjiyàn. Mo wá lè máa kọ ìròyìn yìí, mo lè kọ ọ lọ́jojúmọ́ nigbà mii, mo lè kọ ọ lọ́sẹ́ ọ̀sẹ̀ tàbí lóṣoọṣù. Imi máa ń kéré, imi dẹ̀ re, ìròyìn mii tí mo bá kọ ó lè, ó lè tó ìwé mẹ́rin sí ìwé méjì, ìyẹn ìròyìn yẹn náà. Àwọn òṣìṣẹ́ mi náà máa ń kọ ìwé ìròyìn o, iyen tí mi ò bá sí nílé tàbí bóyá wọ́n gbé iṣẹ́ fún mi. Ṣé wà á rí ìròyìn yìí, kò n se emi nìkan o, kò dẹ́ n ṣẹ́ ile iṣẹ́ mi nìkan ló máa ń kọ. Àwọn olùkọ́ nílé ìwé máa ń kọ fún ọmọ ilé ìwé, ìyẹn nkan ti won bá máa kọ́ wọn ní ọjọ́ kejì. Àwọn ní, àwọn dókítà, ìyẹn àwọn ti woń wò wá sàn nílé ìwòsàn, àwọn náà máa ń kọ torí ki won ba lè rántí nǹkan ti won bá ṣe láti àárọ̀ títí di alé. Ẹni tó bá n ṣòwò náà, òun náà gbọdọ̀ máa kọ tó bá di ọjọ́ iwájú, kò ní sí àríyànjiyàn láárín ẹni tó ní ọjà àti oníbàárà rẹ̀. Ṣé ẹ rí ìròyìn yìí tí èèyàn bá kọ Ó máa ń jẹ́ kí èèyàn mọ bí ẹlòmíì ṣe ṣe to, bó ṣe wá síbi iṣẹ́ tó, gbogbo nǹkan tó bá ṣe, ìròyìn yìí ló máa jẹ́ ká mọ̀. Ìròyìn yìí náà ló máa jẹ́ ká mọ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, àwọn nǹkan tí a bá fẹ́ ṣe lọ́jọ́ iwájú. Ṣé wà á rí ìròyìn yìí tí èèyàn bá ń kọ̀? Ẹ je ki a kọ kó ba lè, kó ba lè yé ẹni kejì sí ẹni kẹta. Èmi nítẹ̀mi i, tí n bá máa kọ ìròyìn, tí n bá máa kọ ìròyìn, màá kọ́ debi wipe ẹni tó bá kà lẹ́gbẹ̀ mi, ó máa yé yégéyegé. Kò dẹ́ ṣì pé mo parọ́ kankan bẹ́ẹ̀, bó bá ṣe ṣẹlẹ̀ ni mo ṣe máa kọ́. Mi ò ní yo nkankan, mi ò ní fì nkankan kun Ìgbà míì gan-an tí mo bá kọ, ọ̀nà tí mo gbà kọ, a tó bá, ó máa rẹwà lójú. Bẹ́ẹ̀ ni. Ó tún máa ń fún èmi náà ní òye, mii n tètè gbàgbé nǹkan torí pé kíni? Èmi ni mo kọ ìròyìn yẹn. Ẹlòmíì wọ́n, òun igbà mí iṣẹ́, ó máa, ó máa, ó máa jẹ́ kó rẹ́ mi nigbà mí torí pé kí ni? Èmi ni mò ń kọ́. Àmọ́ ó tún ní nǹkan tó tún ṣe ní dáadáa, nǹkan tètè ye eeyan. Bẹ́ẹ̀ ni. Gbogbo nǹkan tí mi ò bá mọ̀, mò ń mọ̀. Paapa julọ, tí mi ò bá sí níbẹ̀, ẹni tó bá kọ ìròyìn yẹn, ìròyìn tó kọ, a lè jẹ́ kí n mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà, lásìkò náà, àwọn èèyàn tó bá wà níbẹ̀.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Ìgbà míì, mo lè wà lórí fóònù mi. Bẹ́ẹ̀ni, kí n máa mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká. Ìgbà míì mo lè wo tẹlifísàn, ìgbà míì mo lè pe ọ̀rẹ́ mi kí n máa bọ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀, ìgbà míì mo lè máa ṣiṣẹ́, ìyẹn iṣẹ́ tí mo bá gbé bọ̀ láti ibi iṣẹ́, mo lè gbé wálé kí n wá ṣe. Ìgbà míì, mo kan lè má rìn káàkiri kí n máa gbátẹ́gùn. Ìgbà míì, ẹni tajọ́ ń gbé le, èmi àti ẹ lẹ jọ mú ìjókò síta ká jọ máa sọ̀rọ̀. Ìgbà míì mo lè kọ̀wé, ìgbà míì mo lè, mo lè gbọ́ orin, ìgbà míì gan-an mo lè kọ orin, ìgbà míì mo lè máa jó. Ìgbà míì mo lè sáré jáde kúrò nínú ilé gan-an kí n padà wá sùn. Ìgbà míì mo lè wẹ̀ kí n tó sùn. Bẹ́ẹ̀ni, kò sí nǹkan tí mi ò le ṣe kó tó di pé mo sùn. Ìgbà míì mo kò lè wà lórí ibùsùn mi kí n máa ronú. Ìgbà míì mo lè sun ẹkún asun daa kí n tó sùn. Ìgbà míì mo lè máa to àwọn aṣọ mi sínú ibi tí mo máa ń kó sí. Ìgbà míì ó lè jẹ́ pé ẹbí mi ni màá máa bá sọ̀rọ̀ kí èmi àti ẹ ká jọ máa sọ̀rọ̀, ká jọ máa ṣàwàdà. Ìgbà míì mo lè pe olólùfẹ́ mi kí n bá a sọ̀rọ̀, kí n sọ fún un gbogbo nǹkan tí mo ṣe latarọ dalẹ, ìyẹn ló ti ẹ, ló ti ẹ pọ̀ ju nínú ọ̀rọ̀ mi, èmi àti olólùfẹ́ mi. Kò sí nǹkan tí mi ò kí n bá a sọ. Èmi àti ẹ máa ń sọ̀rọ̀ lálá alẹ́ kí n tó lọ sùn. Ìgbà míì dẹ ree mo lè máa wo eré orí ìtàgé. Ìgbà míì èmi àti àwọn òbí mi a lè jọ jókòó ká jọ máa sọ̀rọ̀, ká jọ máa pa ara wa lẹ́rìn-ín. Nígbà míì dẹ re kí n tó sùn, mo kan lè lọ ṣàlùwàlá kí n kírun. Ìgbà míì mo lè mú nu lé kí n nu. Bẹ́ẹ̀ ni, bó bá ṣe wà ni. Bẹ́ẹ̀ni, ìgbà míì mo lè lè dùbúlẹ̀ lórí ibùsùn mi kí n má ṣe nǹkan kan títítítí tí orun a fi ra mi lọ. Ìgbà míì ó lè jẹ́ pé ẹlòmíì já, mo bọ́ta lọ bá wọn parí ẹ̀ tí bá máa wọlé, òórùn ló kan. Ìgbà míì ó lè jẹ́ pé mo nu ìbálùwẹ̀ mi torí pé kí mi n ṣàbà ráyè. Ìgbà míì ó lè jẹ́ pé ìgbà ẹ̀yẹn gan gan ni màá máa dáná, ìyẹn oúnjẹ tí màá gbé lọ láàárọ̀ ọjọ́ kejì bóyá tí mi ò bá ráyè. Kò sí ìgbà tí mi ò kí ń sùn o. Bẹ́ẹ̀ni, ìgbà míì ó lè jẹ́ pé mo wà níbi iṣẹ́ lóórùn máa ra mi lọ. Ìgbà míì ó lè jẹ́ pé mo ṣẹṣẹ jẹun tán lóórùn máa ra mi lọ. Kò sí ǹkankan tí mi o lè ṣe kí ó tó di pé mo sùn. Ìgbà míì gan-an ó lè ti rẹ mi sára kí n kan jókòó, kí n gbórí sórí ibi kankan tó bá ti tẹ́ mi lọ́rùn ko run ra mi lọ. Ìgbà míì dè re, ó lè jẹ́ pé èmi àti èèyàn kan ń sọ̀rọ̀ lọ́wọ́, bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní tó gbé níyẹn, òórùn ti dé niyẹn. Nǹkan kan ló lè ṣẹlẹ̀ kó tó di pé èyàn sùn. Ìgbà míì ó lè jẹ́ pé èmi àti ẹ̀gbọ́n mi a lè jọ máa sọ̀rọ̀ owó tàbí èmi àti àwọn daa òwò pọ̀ ká jọ máa sọ̀rọ̀ owó kó tó di pé mo sùn.

Báwo ni ó ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Sẹ́rí iṣẹ́ mi, ó jẹ́ ǹkan tó ka mi lára gan, torí pé kí ni? Ó da fún, òun ló mú wá fún mi, òun fún mi ní ìgbéga, bẹ́ẹ̀ ni, ìyẹn ni iṣẹ́ mi. Mi dè fi ṣeré. Sẹ́wá rí ilé ayé mi níta iṣẹ́ mi. Ìyẹn náà da fún mi fún àlàáfíà àti ìdùnnú. Sẹ́rí ìdọ́gba láàárín àwọn méjìjì kọ́, ó nira gan. Wàhálà bẹ́ẹ̀ pọ̀ gan torí pé kí ni? A ti bí iṣẹ́, a ti tá bí iṣẹ́ mi. Wàhálà ni méjèèjì, iṣẹ́ ni méjèèjì. Tí n bá ṣiṣẹ́ mi dáadáa, owó mi ò ní pé. Tí n bá dé èsì ta náà dáadáa, ilé ayé mi ò ní dọ́gba, inú mi ò ní dùn. Á wá jẹ́ pé a wá sì bí nǹkan ju bí nǹkan lọ. Sẹ́rí kí èèyàn fi ètò sí nǹkan tó yọ̀ bá ń ṣe. Ó wà lára ìdọ́gba ní ilé ayé èèyàn. Àsìkò báìlẹ̀, èèyàn ń ṣe nǹkan, àsìkò báìlẹ̀, èèyàn ń ṣe nǹkan. Bí mo ṣe máa ń ṣe nǹkan témi nìyẹn. Bó ya tó bá di irú èèná lọ́wọ́ ààro títí di ọwọ́ iròlé, n mó lè fi ṣiṣẹ́. To ba ń kan bí ọwọ́ ago mẹ́fà sí ago mẹ́jọ, n ó lè bọ́tà kí n lọ gbádùn ara mi. Tí ó bá di bí ọwọ́ ago mẹ́jọ sí ago mẹ́jọ àbọ̀, mo ti padà sílé mi. Mo ti wẹ̀, mo ti ń lọ bí ọwọ́ ago mẹ́sàn-án kí n sùn, kí n tún gbáradì fún iṣẹ́ ọjọ́ kejì. Kí èèyàn máa fàsìkò sí nǹkan ó dára gan. Kí èèyàn ìgbà tó yẹ kí èèyàn ṣiṣẹ́, kí èèyàn máa fi ṣeré. Ìgbà tó yẹ kí èèyàn fi, kí èèyàn fi sinmi, kí èèyàn máa fi ṣiṣẹ́, ko ó rí èèyàn máa yí sè wà rí kin yan máa gba ìsinni nígbà tí eyàn bá sèsè ìyen náà dára pààpà fún èmi, ó máa ń jẹ́ kọ́kọ́ mi balẹ̀. Gbogbo ǹkan tó bá jẹ́ pé ó dé líle lọ́pọ̀lọpọ̀ mi, gbogbo e ló máa rọ̀ wá. Mo ní àsìkò láti jé ki gbogbo nnkan. Mo lè fàsìkò yẹn gan pé àwọn ẹbí mi, kí fi pè wọ́n, kí fi búru àlàáfíà wọ́n. Àwọn ọ̀rẹ́ mi, mo lè fàsìkò yẹn náà bá wọn sọ̀rọ̀. Kín te àtéjìnse sa won nà ki gbo ba àlàáfíà nà wa. Àsìkò tí bóyá àsìkò tí mo bá fẹ́ jẹun, mo lè fi ṣe ǹkan tó bá wù mí. Kò ṣe dandan náà ni kí n fi àsìkò yẹn kí n fi jẹun. Mo lè bọ́ síta, kí inú ẹsẹ̀ kí inú apá, kí ara mi fúyẹ́. Kódà mo tún lè wo ohun sùn láàárín àsìkò tó jẹ́ pé èmi nìkan ni mo ní. Sẹ́wá rí tí èèyàn ò bá tún wá rọ̀run sùn lórí pé èèyàn ń ṣiṣẹ́ tàbí èèyàn ń jayé, ah! Ó lè kó bá ìdọ́gba tí èèyàn gbé inú fún, bẹ́ẹ̀ ni. Tàbí kó jẹ́ pé mo dojú kọ ìkan jú kan lọ. Bóyá mo ń ṣiṣẹ́ ju kí n jayé lọ àbí mo ń jayé ju kí n ṣiṣẹ́ lọ. Ìyẹn ọ̀tọ̀ náà, mo gbọ́dọ̀ fi dọ́gba sí i méjèèjì ni. Nnkan tí mo dé máa se níyen. Mo máa ń fi àsìkò sí gbogbo ǹkan tí mo bá ṣe.

Ṣé o máa ń wo ohun òóṣó? Bẹ́ẹ̀ni o, mo ní ìgbàgbọ́ pé òóṣó lè ń bẹ nínú àṣà àti ìṣe. Bẹ́ẹ̀ni, ní àṣà Yorùbá ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó pọ̀ gan láàrin wa. A p'ogan ta ni ìgbàgbọ́ nínú ohun òóṣó yìí. Ẹ̀lọ́ mi ò ní ìgbàgbọ́ nínú ẹ, èmi ò ní ìgbàgbọ́ nínú ẹ ó. Ìgbà mìí gàn, se mo, ǹkan tí èèyàn bá dàgbà gbọ́n mọ́, òhùn lé èèyàn máa ń mú dáa ni. Tí ó bá jẹ́ pé ìdílé, ìdílé òóṣó ni mo ti wà ni, èmi náà a ní ìgbàgbọ́ nínú ẹ pé bẹ́ẹ̀ni òóṣó ń bẹ. Mo ní ìgbàgbọ́ nínú ẹ àmọ́ mi ò fi ṣe, mi ò fi ṣe iṣẹ́, mi ò tọ́ ọmọ, àmo mó mọ̀ pé òun ń bẹ. Ẹ̀lọ́mi dèré tó bá jẹ́ pé ìdílé òóṣó kọ́ ló ti wá, ìdílé tó ti ń ṣe Ògún kò ní ìgbàgbọ́ nínú gbogbo nkan báyìí. Àṣà àti ìṣe ẹbí yàtọ̀ síra wọn. Ẹbí mi ò ní ǹkan kan tó ń bọ̀ ní ọ̀dọ̀ wọn. Ẹbí mi dèré Kristẹni ni wọ́n, ẹbí mi Mùsùlùmí ni wọ́n. Àṣà àti ìṣe wa ó ní ǹkan tó ń gbé ṣe gan nínú ilé-ayé àwọn èèyàn. Ṣé rí ẹ̀sìn? Ẹ̀sìn á máa kó bàa èèyàn tó pọ̀ gan ni. Kò kì í jẹ́ kà wọn èèyàn rí pé òóṣó wà, Ògún wà. Ẹ̀sìn mi dèré ó tẹ́wọ́ gba Ògún, ó tẹ́wọ́ gba òóṣó. Bẹ́ẹ̀ni ó tẹ́wọ́ gba àjẹ́, ẹ̀sìn mi wà bẹ. Ẹ̀sìn mi dèré kò kín fẹ́ ǹkan kan ṣe pẹ̀lú pé òóṣó ni o, àjẹ́ ni o tàbí Ògún. Èmi tẹ̀ tí rí dáadáa pé Ògún wà. Bẹ́ẹ̀ni, ṣé àwọn ìtàn tà wọn bàbàlábàbá wa sọ fún wa ni? Àbí ìta wa gan fi ojú rí tàbí ìta fi etí gbọ́? Ṣé ìgbà mìí, ẹ̀rù tí èèyàn bá ní ìbẹ̀rù lára ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ kó kúná. Àwọn ǹkan mìí tó jẹ́ pé kò ti ọwọ́ èdá ṣẹlẹ̀, a máa sọ pé Ògún ni tàbí ó ní ọwọ́ ayé nínú. Ẹ̀lọ́mi ní ìkan tó fi ń dàbòbò ara ẹ ò. Bẹ́ẹ̀ni ẹlọ̀mi ni. Ẹ̀lọ́mi rí bí pé irọ́ lọ ń pa, kò sí ǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run ló túkù. Ẹ̀lọ́mi dèré a ní ìwé ni gbogbo ẹ, bí wọ́n kàn ń parọ́ fún wa ni. Ẹ̀lọ́mi lè kàwé dé ibi wípé gbogbo ǹkan báyìí kò ní gbàgbọ́ ń ínú ẹ. Èmi kò ṣe pé mi ò ní ìgbàgbọ́ nínú ẹ lọ títí o, àmọ́ mo mọ̀ pé Ògún wà, òóṣó wà, àjẹ́ wà. Kò wá sí ẹni tó lè tì sí mi lorùn pé dandan dandan ni kí n bá wọn gbé ẹbọ àbí dandan dandan ni kí n bá wọn, kí n bá wọn bọ Ògún. Rárá o, mi ò ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀lọ́mi dè ní ìgbàgbọ́ nínú ẹ kò ní sọ̀rọ̀ ń pa ẹ. Ẹ̀lọ́mi dèré ko fi bó rárá, ko dá ǹkan tó fi ń yàn gan ni. Bẹ́ẹ̀ni òóṣó ni mí, bẹ́ẹ̀ni àjẹ́ ni mí, bẹ́ẹ̀ni mo ní Ògún tó pọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mo rántí ìgbà tó jẹ́ pé èmi àti ọ̀rẹ́ mi, ìgbà tí a dé láti ibi iṣẹ́, la bá ní ìbò la lè lọ. Ọ̀rẹ́ mi bá ní ká lọ sí ibi tí wọ́n ti ń kọ orin, ká lọ bá wọn jó, ká lọ jẹun n bẹ́ẹ̀, ká lọ mu n bẹ́ẹ̀, èmi náà bá wa aṣọ. Mo dá lóhùn, mo lọ wa ṣọ, la bá jọ lọ. Nígbà tí a dé bẹ́ẹ̀, àwọn kan tẹ̀ tí ń jó gan. Wọ́n ti ń kọ orin, wọ́n ti ń jó, wọ́n ti ń ṣọ́ yaya, wọ́n ti ń jẹun, wọ́n ti ń mu. Làwà náà bá darapọ̀ mọ́ wọn. Ṣe mo pé nǹkan tí mo fẹ kẹ́ mọ̀ ní pé orin máa ń kóyàn jọ. Bẹ́ẹ̀ ni. Àti àwọn èèyàn tó o mọ̀rí láti ìlú òdìkejì, ìlú tó ò dé rí, tó bá ń gbọ́ orin tó jẹ́ pé ó dùn sí wọn létí, tí gbogbo yín bá bẹ̀rẹ̀ sí ní jó papọ̀, kódà ẹlòmí lè gbàgbé ilé. Orin dára gan. Èmi àti ọ̀rẹ́ mi ṣá a lájọ jókòó. Àwọn èèyàn tí ń dìde wọ́n ti ń bá ara wọn jó. Ẹlòmí wọ́n ti ní okun àti agbára gan láti gbé ra e. Ẹni tó jẹ́ pé ó ti ronú látàárọ̀ títí di alẹ́ tó ti rẹ̀ wá sí ibi tí wọ́n ti ń kọ orin, òun náà ti dìde, ó ti ń bá wọn jó. Nígbà tó olórin n kọ orin, làwà náà bá ń bá kọ orin. Bó l órin bá ṣe jó, àwa náà máa bá a jó. Àwọn èèyàn jó, wọ́n rẹ́rìn-ín, inú wọn ń dùn. Bá ṣe kó ra wa jọ, a á pọ̀ o. Bẹ́ẹ̀ dẹ̀re, ariwo wá pọ̀. Bẹ́ẹ̀ ni. Ẹlòmi a lọ sí ìnáwó, a kọ́ jókòó, kò ní ṣe nǹkan kan. A dakẹ́, kò ní jó. Kò ní bá wọn kọ orin, kò ní rẹ́rìn-ín. Èmi àti ọ̀rẹ́ mi kọ́, ọjọ́ tí à ń sọ yí, a jó, a rẹ́rìn-ín, a jẹun, a tún mu kó tó di pé a lọlé. Oríṣiríṣi orin la máa wa ń gbọ́ o. Bẹ́ẹ̀ ni. Ẹlòmí ó lè je orin tó jẹ́ pé orin ayé àtijọ́ ló máa ni kọ́ n ba oun kọ. Ẹlòmí o lè jó orin ìsìn i ló ń máa báa kọ. Pàápàá jù lọ, ibi tó ti ń kọ orin náà, tó bá jẹ́ pé ẹgbẹ́ mọ́sálásí lọ́ ti ń kọ orin, a lè bá wọn lọ. Torí pé kí ni? A ni fẹ́ ṣẹ̀, sọ́ dọ̀ o lọoun. Ẹlòmí dère, ó lè máa gbọ́ orin ẹ̀ gàn ní ilé kó má jáde. Bẹ́ẹ̀ ni. Kò sí ibi tí ẹ tí lè gbọ́ orin. Ẹ lè dá ilé orin sí ibi kí ibi tó bá wù yín. Sẹ́rí ilé orin yìí táa bá tún lọ bẹ́ẹ̀ n gbà mí, a máa pàdé àwọn èèyàn tuntun tó máa gba nọ́mbà wa, tó máa máa bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Kódà a tún lè fi mọ̀yàn. Ibi tí a ti ń jẹun, tí a ti ń gbádùn arawa, tí a ti ń kọ orin, a pàdé àwọn èèyàn tuntun kan tó béèrè bóyá wọ́n lè darapọ̀ mọ́ wa lórí tábìlì tajókòó sí. Lá bá ní wọ́n lè darapọ̀ mọ́ wa, bí gbogbo wa ṣe dọrẹ́ nìyen, la bá ń bá ara wa jó, la ń bá ara wa yọ̀, la ń mú gbogbo wa rẹ́rìn-ín, la ń mú inú ara wa dùn. Orin dára lọ́pọ̀lọ́pọ̀. Bàápàá jù lọ, ibi tí wọn tó ti ń kọ orin náà, tó bá jẹ́ pé ẹgbẹ́ mọ́sálásí lọ́ ti ń kọ orin, a lè bá wọn lọ. Àmọ́ mo mọ̀ pé mo lọ sí ibi kan náà. Mo lọ sí ilé orin kan lóṣù tó lọ lọ́hùn-ún. A lọ gbádùn ara wa náà ni.

Irú etí gbọ̀wọ̀ ni o máa ń lò? Kò sí ití mi ò lè lò níbẹ̀. Oríṣiríṣi ni mo máa ń lò. Tó rí pé ó wá ní oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni, ìmí kéré gan. Ìmí tóbi dí ẹ̀, ìmí jẹ tóbi dáadáa. Bẹ́ẹ̀ ni, èmi o, èmi fẹ́ràn kí n máa wọ kékeré, kò tóbi jù, kò kéré jù. Tó bá máa sọnù, màá lè wà. Tí bá dẹ́ wà, màá lè rí. Kò ń ṣe èyí tí ó jẹ́ pe ó máa dà bí, bí omi. Torí pé màá máa wà kiri, ó dàbẹ́rẹ́ nìyẹn. Ìmí lè wà ní góòlù. Ìbiyi de re ó lè jẹ́ pé bí mo bá ṣe fẹ́ kó bá mi ṣe, lọn se máa bá mi ṣe. Ìmí, wọ́n lè ṣe lóló ní ike. Bẹ́ẹ̀ ni, ìmí jẹ̀re, wọ́n lè rán kọ́ ṣe bí ẹ̀gbà etí, kọ́ ṣe fún mi. Ìgbà mí tí mo bá wọ̀ báyìí, ó máa bá mi lásọ mu. Ẹwà mi a wá tán. Bẹ́ẹ̀ ni, tí bá dẹ́ máa múra, mo máa ro dájú wípé aṣọ tí mo bá wọ̀, á fẹ́ jọmọ́, ẹ̀gbà etí tí mo bá máa lọ, á fẹ́ lọ pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ ni, ìgbà mí jẹ̀re, mo máa rí dájú wípé ti etí mí ó bá ti ẹsẹ̀ lọ, tí ẹsẹ̀ ó bá ti ọwọ́ lọ, mẹ́tẹ́ẹ̀ta yẹn ó bá ara wan mu pẹ̀lú aṣọ tí mo bá máa wọ̀. Ìgbà mí, ẹ̀gbà etí, ṣé ri bo ṣe wà yẹn? Ó máa ń jẹ́ ká mọrú àṣà tí èèyàn ti wá, àmóye àṣà àti ìṣe tó jẹ́ pé ẹ̀gbà etí lẹ máa fi dá wọn mò. Ní ilẹ̀ Yorùbá, ó láwọn ìmí tó jẹ́ pé wọ́n máa ń rán ni. Wọ́n á fi ṣe bí ẹ̀gbà etí, àmóye tó jẹ́ pé mo ti rà. Ìmí, ó lè jẹ́ pé láti òkè òkun ló ti máa ra wá. Èmi, ó lè jẹ́ nílẹ̀ yìí ló ti máa ṣe. Ìmí, ó lè jẹ́ ti ayé àtijọ́. Èmi, ó lè jẹ́ ti ayé ìsín. Èmi ti e fẹ́ràn kí máa lo méjèèjì. Ìgbà mí tó bá wù mí mo lè lo ti ayé àtijọ́. Ìgbà mí jẹ̀rí tó bá wù mí mo lè lo ti ayé ìsín. Bẹ́ẹ̀ ni, bó bá ṣe wù mí ni. Ìgbà mí gan an, ti ayé ìsín a máa jọ ti ayé àtijọ́. Gbogbo ìgbà lè mi máa ń lo ẹ̀gbà etí o. Bẹ́ẹ̀ ni, tí bá fẹ́ jáde ni, tí bá fẹ́ lọ ibi iṣẹ́ ni, tí bá fẹ́ lọ ra nǹkan ni, kò sí ìgbà kúùgbà tí èmi kì í lò. Torí pé kí ni, ó máa ń gbé ẹwà ojú mi ó máa ń gbé jáde. Ó máa ń gbé bí etí mi gan ṣe wà, ó máa ń gbé jáde. Bẹ́ẹ̀ ni, tèti bá tóbi jù, èèyàn lè wọ ẹ̀gbà etí tó tóbi. Tó bá kéré jù, èèyàn lè wọ ẹ̀gbà etí tó tóbi. Ìgbà mì ti etí bá tóbi, èèyàn lè wọ ẹ̀gbà etí tó bá kéré. Bẹ́ẹ̀ ni, bó bá ṣe wù ẹ́ lọ ṣe lè wọ̀ ọ́n. Ẹ̀yin tí ó wà kí ń dà mí láàmú tó jẹ́ pé tí bá gborí sẹ́gbẹ̀ẹ́ kan, kò ní dà mí láàmú. Ọ̀un, mo máa sábà wọ̀. Ìgbà mí dẹ̀ re, ó lè jẹ́ pé èèyàn ló máa rà á fún mi tàbí kí n rà á fún ara mi. Bẹ́ẹ̀ ni, tí ẹ̀gbà etí bá ti kéré jù, máa ma gun mi ní ni ẹ̀gbẹ́ etí. Ìgbà mí mo lè máa mọ̀ gbà tí ó bá jábọ́ gan. Tí ẹ̀gbà etí bá tóbi jù, á máa ni mí lára. Mi ò ní lè gborí sílẹ̀. Mi ò ní lè ṣe àwọn kan. Oí dígbà tí n bá tó yọ, kí n tó lè gbádùn ara mi. Ẹ̀gbà etí mi dẹ̀re wọ̀n o ṣe dáadáa kò ní dúró létí. Kí èèyàn má tíì mọ̀ wọ kúrò bẹ́ẹ̀ ni, a tí yọ búrú, búrú.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Ó bá ṣe wù mí ni mo ṣe le ṣe irun mi o. Bẹ́ẹ̀ni, mo máa ń rí dájú wípé tí mo bá fọ irun mi, ó gbọdọ̀ tí ẹ̀ ni mo máa yọ. Nítorí pé kí ni? Tí èèyàn bá tọ́ ju irun dáadáa, ó máa fún èèyàn ní àlàáfíà orí. Irun náà á rẹwà lójú. Kò sí ẹni tó máa rí tí òní sọ pé "màdámú, arábìnrin, ẹ tọ́ ju irun yín dáadáa." Mo máa ń fi ọṣẹ ìfọrun máa fi fọ irun mi, màá gbó dáadáa, màá fọ dáànu tí bá tún wá rí ọ̀sẹ̀ kejì tí ó tún fi ń fọ irun, màá tún fi fọ irún dáadáa. Màá wá yàa, màá tún wá ṣàn dáànu. Èmi ò kí ń fọ irun mi lójoojúmọ́ o. Àmẹ́lọ̀ mi máa ń fọ irun ni ojoojúmọ́. Èmi lẹ́yìn oṣù, tí bá ti ṣe ń ṣe irun tán, mo máa fọ irun mi. Ìgbà mí dẹ̀ re tó jẹ́ pé mi ò fẹ́ fọ, mo lè fi ìpara, mo lè fi pá, kii fi dan lójú, màá wá lò di. Mo lè dì ní kó lè sẹ. Mo dẹ̀ lè fi irun kún kíí fi dìí, ẹlòmí ojoojúmọ́ ayé ẹ báyìí ló fẹ́ f'ọrun kò dẹ̀ dáa. Irun á tètè máa já. Bẹ́ẹ̀ ni, a wá di pé irun ni kò ní kún ǹkan kan lórí. Ó lójú ọṣẹ tí èèyàn le ti ẹ̀ fi fọ irun. Bẹ́ẹ̀ ni, èèyàn ogbọdọ̀ máa fọ irun. Bá ṣe wù èèyàn, èèyàn á bá irun jẹ́. Pa á pa irun tó jẹ́ pé ẹ tí fi ọṣẹ sí í rárárá rí. Bá ṣe bíyín ló ṣe wà. Èmi tí màá ń fi ìpara, irun ìpara, mo máa fi ń pa irun mi. Iyan o ní jẹ́ kó le, kò ní jẹ́ kójù ẹ sẹ̀ ai ai, kò ní jẹ́ kó já. Ìgbà mí màá ń fi òróró irun, màá fi pa á. Mo lè fi òri fi pa á. Màá fi pa gbogbo ẹ́ṣẹ̀ṣẹ̀ orí mi. Màá fi pa etí irun gan. Kò ní jẹ́ kí irun lọ́pọ̀. Tí èèyàn bá máa yàa, ìlà irun a lè gba bẹ̀ kọjá. Bẹ́ẹ̀ ni, tí èèyàn bá tún ya irun jù, ó lè bá irun jẹ́. Kí èèyàn rora máa yaa irun, kí èèyàn máa yá a ní gbogbo ìgbà. Tí èèyàn bá dẹ̀ ṣe tún irun, kó má jẹ́ kó pẹ́ rárá tó máa fi dìí. Kó ba lè má lè, tàbí gbogbo ẹ lọ́pọ̀. Ìgbà mí dẹ̀ re tó bá jẹ́ pé mi tí ì fẹ́ ṣe irun, mo lè lo irùn mi pọ̀, kí n dì í sí mẹ́lọ̀ kan. Iyẹn kò ní fún mi wàhálà. Kò ní sí wàhálà pé mo yá irun ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni, tàbí mò ń fọ ní gbogbo ìgbà. Ìgbà mí dẹ̀ re tí èèyàn bá jẹ oúnjẹ tó da sí ara pẹ̀lú pé èèyàn tún ń fi ìpara pa orí tí èèyàn fi ń pa irun, irun a máa dán ni tí èèyàn bá tún mu omi dáadáa, àlàáfíà a máa dì bá irun. Bẹ́ẹ̀ ni, èèyàn ogbọdọ̀ si orí lẹ̀ sí irun. Tó bá ti ń pọ̀ jù, ó lè bá irun jẹ́. Tàbí kí èèyàn máa bo orí ní gbogbo ìgbà, ó lè bá irun náà jẹ́. Bẹ́ẹ̀ ni, kí èèyàn máa tún bu àwọn ọṣẹ tí ó yẹ kó kan orí rárá, kí èèyàn máa bù sí orí. Kí èèyàn máa lọ parí ní ọjọ́ kékeré. Bẹ́ẹ̀ ni, kí èèyàn maa rora máa bu ìpara orí, kí èèyàn máa bù sí orí kó máa pọ̀ jù, kó dẹ̀ máa kéré jù. Ohun ni adùn orí, ohun ló ń jẹ́ kí irun dúró dáadáa, kó dẹ̀ pẹ̀lú lórí.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Ìgbà mìí ó lè jẹ́ lójoojúmọ́ mo máa ń lò. Ìyẹn bóyá ǹkan tó ń ṣe mi nínú ara, ó gbá kiì máa lo òògùn yẹn lójoojúmọ́. Ìgbà mí déré mo lè lo bóyá lẹ́ẹ̀ mẹ́ta lọ́sẹ̀, ìgbà mí déré mo lè lo lẹ́ẹ̀ kan tàbí kí n má lo rárara. Ẹlòmíì máa ń lo òògùn sára bóyá fún ẹ̀jẹ̀ riru kó ba lè wálẹ̀. Ẹlòmíì bóyá kò ní òkùn àti agbára, a bá wọn ǹkan tó máa ń ṣe ara lóore. Ó jẹ́ pé aro ara òògùn nìkan ló ti lè rí. Ǹkan tó máa ń fa tí ẹlòmíì máa ń fi lo òògùn nìyẹn. Ǹkan tó jẹ́ máa ń fa tí èmi náà máa ń fi lo òògùn nìyẹn. Mi ò ń lòògùn ní lòku lò. Òògùn tó bá fún mi, bón ṣe ní kí n lo ní mo máa ń lò. Mi ò ń lo kọjá ǹkan tan bá fún mi. Kódà tó bá dà pé iye ọjọ́ báyìí ní kí ṣe lo òògùn yẹn, tí bá rí pé òògùn yẹn o ti tàn lẹ́yìn ìgbà tí mo lò gbogbo iye ọjọ́ yẹn, mi ò ní lòògùn sí o. Iye ọjọ́ tan bá ní kí n lò náà ni mo máa lò. Mi n kì í wá jẹ́ kó tó diná torí pé kí ni? Ó lè máa ṣíṣe tí o ye kò ṣe lára. Bẹ́ẹ̀ ni. Àwọn òògùn míì kò sí bí ẹṣẹ fẹ́ ṣe, tí ẹ bá ti lò bón ṣe ní kí ẹ lò kò ní ṣiṣẹ́ kankan. Omi ni mo máa sábà lo láti lo òògùn mi. Àmọ́ ẹlòmíì á fi oúnjẹ lò. Ẹlòmíì á fi, á fi ọsàn, omi ọsàn á fi lò. Ó lè da fẹ́ ẹlòmíì o. Ẹlòmíì déré kódà èmi ò sábà fi omi ọsàn, omi nìkan ni mo máa ń fi mu òògùn mi. Ẹlòmíì máa ń lo òògùn láì tí ì jẹun. Ẹlòmíì déré a ti jẹ ohun kó tó dípò lòògùn. Ẹlòmíì irú èmi àárín oúnjẹ ni mo ti máa ń lo òògùn. Tí bá ti jẹ oúnjẹ díẹ̀, màá lo òògùn mi, màá tún jẹ oúnjẹ díẹ̀ sí, màá sese wá mu omi sí i. Òògùn tí mo máa ń lò ìgbà mìíràn bóyá tí bá ní ọgbẹ́ inú mó lè lo òògùn fún un. Ìgbà mìíràn torí bá ń fọ́ mi mó máa lo òògùn. Ìgbà mìíràn tara bá ń ro mí mó máa lo òògùn. Mi wá kì í lò ní gbogbo ìgbà o. Ìgbà mìíràn ó lè jẹ́ omi nìkan ni mo máa ń mu kí n jẹun kí n de mu omi. Àmọ́ áwọn dókítà mi ti ní kí n máa wá fún àyẹ̀wò bó ti ẹṣẹ ẹmẹ ẹmẹ rin lóṣù, kí wá máa yera mi wò. Kó n ṣe gbogbo ǹkan náà ní òògùn òògùn òògùn. Ìgbà mí kí èèyàn kan wá bóyá omi nìkan niyan óò mú. Lái moye ìgbà déré tí èèyàn bá kó òògùn fún wa ní ilé ìwòsàn, ó máa ń gbòdì lára o. Kó n ṣe gbogbo òògùn lò máa ń bá èèyàn lára mu. Torí yen náà ló ṣe dá pé tí èèyàn bá fẹ́ lo òògùn, kí èèyàn fi han àwọn tó mọ̀ niba e ju èèyàn lọ, kan tọ́yàn sọ̀nà, kan jẹ́ kó mọ irú òògùn tó bá máa lò. Irú èmi báyìí tí bá lóori ń fọ́ mi, mi ò lè dédé lọ ra òògùn orí fífọ́ o. Mo máa lọ sí ilé ìwòsàn, màá lo bá dókítà, màá sàlàyé pé nǹkan báyìí ló ń ṣe mí, irú òògùn wo ni mo lè lò. Ko má jẹ́ pé màá lọ máa lo òògùn orí fífọ́, màá lọ máa fi wo òògùn orí rirun. Ṣé o ti ye e? Ó máa n da kí èèyàn lo òògùn bón bá ṣe kọ. Ìgbà mí déré a mọ iye òògùn tó bá, tó bá ṣe ìjà bá fún ara nítorí pé kí ni òògùn yẹn ti bàjẹ́ ni. Ó ti kó já ọjọ́ tó yẹ kan lò dà. Bẹ́ẹ̀ ni. A mọ yẹ nǹkan tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀, tí àṣìṣe bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀, kó ń ṣẹ́jọ́ wọn náà torí pé kí ni? Ìgbà mìíràn won kí n kọ́ pé ìgbà kan ni òògùn yẹn èèyàn ogbọdọ̀ lò ó. Àwọn òun mìíràn kò ń ṣe òògùn gidi kan láti ilé àbúrò ni tàbí kíni èèyàn méjèèjì ṣe lábẹ́ ilé. Ó máa n da kí èèyàn máa wo òògùn tí èèyàn bá ń lò kí èèyàn bá lè mọ̀ ju tó ìlera èèyàn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Oríṣiríṣi àṣà lẹbí mi máa ń ṣe. Bẹ́ẹ̀ni, àṣà atí ṣe ẹbí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo gbà bẹ́ẹ̀, àmọ́ ó tó dọ̀ te mi. A kò lè máa ṣe gbogbo àṣà tí gbogbo ẹbí ń ṣe àfi oníṣègùn nìkan la kí n bá wọn ṣe. Bẹ́ẹ̀ni, a máa ń ṣe ọjọ ìbí ń nú ẹbí wa. Ó di àṣà kan tó jẹ pé ẹnikẹ́ni tó bá ń ṣe ọjọ́ ìbí nú ẹbí wa ínú ẹ à máa dùn ni. Ìgbà yẹn ni gbogbo wa máa mọ̀ pé a fẹ́ jẹ́ ìrẹsì. Ìgbà yẹn ni gbogbo wá a ma kí ra wa. Taa máa máa ké ẹni yẹn, ta máa máa gẹ ẹni yẹn, ta máa bá ṣe ọjọ́ ìbí ẹ. A máa ṣe ìkómọ náà nínú ẹbí wa. Bẹ́ẹ̀, ǹkan ayọ̀ ni tó lé wa. A máa ṣe ìgbéyàwó nínú ẹbí wa. A máa ń lọ fún ìsinmi ran pẹ́ pé a ní ìparí ọdún nínú ẹbí wa. Kò sí ìnáwó náà tá kí n ṣe. Kódà a kàn lè dá ọjọ́ lẹ̀ ká ní kí gbogbo ẹbí para pọ̀ ká jọ jẹun, ká jọ jókòó ká jọ kọ́wọ̀ bọ abọ́ kan náà ká jọ jẹun. A máa ṣe ọdún Kérésìmesì nínú ẹbí wa. Bẹ́ẹ̀ ni, a máa ń ṣe ìkórè tí àgbà àti ọmọdé nínú ẹbí wa. Àwọn àgbà wa wọ́n lè kó gbogbo wa jọ kán sọ fún wa ní ìtàn. Bẹ́ẹ̀ ni, àṣà kan náà níyẹn nú ẹbí wa. A lè kó ra wá jọ bẹ́yẹn ká máa kọrin ká máa jó. Àṣà kan nìyẹn nu ẹbí wa. Ṣé ẹ rẹ́bí mi, gbogbo ọ̀nà la máa ń gbà fi dára yá. Bẹ́ẹ̀ ni, kódà a lè mú aṣọ ká fi ṣe ìnáwó nínú ẹbí wa. Bẹ́ẹ̀ ni o, a kì í ṣe ètùtù o. A máa ń ṣe àdúrà nínú ẹbí wa ni. Ó láwọn eré ìdárayá kan ta máa ń bá ara wa ṣe. A máa kó ra wá jọ, a máa dáná díẹ̀, a máa ra ǹkan múmu díẹ̀, a máa ṣe oríṣiríṣi nǹkan la máa fi mú inú ara wa dùn nínú ẹbí mi. Kò sí nǹkan tá kí n ṣe lẹ́bí mi. Kódà a máa ṣe ìkómọ. Ẹni tí ó papò dà, à á ṣokú ẹ. Bẹ́ẹ̀ ni, àwọn tó rẹ̀ ṣẹ̀ ṣetán ní ilé ìwé, a máa bá wọn sayọ̀. Àṣà kan tún nìyẹn nínú ẹbí wa. Ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó gba ipò mi níbi iṣẹ́ tó jẹ́ ní dáadáa, a tún bá a ṣe ìnáwó yẹn náà, a tún pọ́n lé. Bẹ́ẹ̀ ni, àṣà kan náà tún ní ẹnu ẹbí wa. Ìgbà mí dẹ̀ ré, a lè dá ọjọ́ àríyá lẹ̀ ká ní ọjọ́ báyìí a fẹ́ pèrò sọ̀kọ̀, la fẹ́ kí ẹ gbogbo wa ká kó ra wá jọ ká wá jẹun. Ọ̀nà kan tún nìyẹn ta tún fi ń gbà, ta tó fi ń gbà gbádùn ara wa nínú ẹbí wa. Kò sí ìnáwó tá kí n ṣe. Ní ìgbà mí ì, gbogbo wa lè kó ra wá lọ sí ìlú ká lọ bá wọn ṣe, ká lọ lo àsìkò díẹ̀ pẹ̀lú wọn ń bẹ́ẹ̀. Ìgbà mí dẹ̀ ré, olúkalúkú lè sọ àṣírí kan tàbí ká sọ ǹkan ta fẹ́ k’olúkalúkú mọ̀ nípa ara wa tàbí ká rán ara wa létí bá ṣe ní ìfẹ́ ara wa. Ìgbà mí dẹ̀ ré, àsìkò ta máa fúnra wa lẹ́bùn tó olúkalúkú máa pín ẹ́bùn ká kà kiri. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tá kí ṣe nínú ẹbí wa. Ifẹ́ ni o, ayọ̀ ni o, àlàáfíà ni o, ó máa jọba nínú ẹbí wa ni.